Ìbọ̀sẹ̀ tí mo fẹ́ràn jù ni èyí tan ń pè ní slip on, flat shoe oríṣìríṣì ló wà. A máa ń pè é ní heels, ń gba mí stiletto. Eeh, timberland náà wà, boot naa ń pè é. Oríṣìríṣì wà, ṣùgbọ́n èyí tó ń pè ní flat shoe tí kò ń tàyàn lẹ́sẹ̀ torí pé tí ẹ bá rí jìnnà, tí ẹ bá rí ibi tí ó na jìnà, flat shoe máa jẹ́ kí o, o wà dáadáa. Ó máa jẹ́ kí kò ní ní ìkórẹra rárára torí pé ó wà ní ẹsẹ̀ ẹ dáadáa. Ǹkan tan ń pè ní flat shoe nìyẹn. Ìrú ìbọ̀sẹ̀ tí mo máa ń wọ nìyẹn.

Kí ma puró. Èmi ò tíì ní ọkọ̀ o. Oríṣiríṣi ọkọ̀ ló de wumi pé kí n rà, ṣùgbọ́n tí n bá ti lọ́kọ̀, ijọ́ tíwa máa má fọkọ̀ torí pé ma máa lò ó nígbà mí tí n bá fẹ́ lọ ibi iṣẹ́, ìgbàmí mi ò ní lò ó. Tí súkẹrẹ fàkẹrẹ ọkọ̀ bá pọ̀, màá gbé mọ́tò lè, màá wọ mọ́tò ìta, ọkọ̀ tó ń gbèrò. Tí súkẹrẹ fàkẹrẹ ọkọ̀ ò bá kọ̀, màá gbé mọ́tò mi, ọkọ̀ mi, màá gbé lọ ibi iṣẹ́. Tí mo bá fẹ́ fọ̀, tí n bá fẹ́ gbé lọ ibi iṣẹ́, màá fọ̀ ọ́ ní àárọ̀ tí mo fẹ́ gbé lọ ibi iṣẹ́ tàbí tí nbá gbé lọ ibi iṣẹ́ rárá, màá fọ̀ọ́ ní ọ̀sẹ̀ tó parí.

Bi n bá ti ń lọ ibi iṣẹ́, tó wá jẹ́ wípé mo pade sùnkẹ́rẹ́ fàkerẹ́ ọkọ̀ tàbí èyí ti won pè ní ìdáná ọkọ̀, mà á dúró ní abíkí wá bí mo ṣe máa rí kẹ̀kẹ́ tó máa gbé mi lọ láti ibi tí mo wà lọ sí ibi iṣẹ́. Torí pé kẹ̀kẹ́ máa ń tètè dé ibi tí èèyàn ń fẹ́, torí pé kò, kò ní pé ó máa dúró de ọkọ̀ kó kọjá. Kẹ̀kẹ́ lè lọ sí ibikíbi. Ṣùgbọ́n tí n bá ti rí sùnkẹ́rẹ́ fàkẹ́rẹ́ ọkọ̀ tí mò ń lọ ibi iṣẹ́, tí mi ò ní tètè dé ibi iṣẹ́, mà á pé Ọ̀gá mi, kí n sọ fún àwọn ará òṣìṣẹ́ mi pé sùnkẹ́rẹ́ fàkẹ́rẹ́ ọkọ̀ wà ní ibi tí mo wà. Mà á ya picture, mà á ya àwòrán, màá fi hàn wọ́n pé nǹkan tó ń ṣẹlẹ̀ ní eleyi Mà á dé dúró kí sùnkẹ́rẹ́ fàkẹ́rẹ́ ọkọ̀ yẹn lọ tàbí tí n bá ti rí kẹ̀kẹ́, kí n gún kẹ̀kẹ́ lọ sí ibi iṣẹ́.

Ìgbà mí ó máà kò le fún mi láti dáríji èyàn, ìgbà mí ó má le fún mi. Ó jẹ́ wípé ǹkan kí ǹkan tí èyàn kan bá ti ṣe ló máa ń jẹ́ kí mo mọ̀ bóyá mo máa dáríji tí ó ní pẹ́ àbí máa dáríji ò má pẹ́. Tí ẹ̀yàn kan bá ṣe ǹkan fún àwọn mọ̀lẹ́bí mi sí àbí tí eyàn bá gbá mi àbí ti eyàn bá sọ ọ̀rọ̀ tí ò yẹ kó sọ, mi ò ní dáríji kíákíá bá yẹn. Ṣùgbọ́n tí eyan bá mú bí ǹkan tí èmi ń jẹ àbí tí ẹ mú fáilì àbí paper ti o sọ fún mi, ẹ níbi iṣẹ́, òr kẹ́yan mú ǹkan tí o sọ fún mi, mi ní bínú, màá tètè dáríji ẹ̀ní yẹn Ṣùgbọ́n kó mọ̀ pé kò gbọdọ̀ ṣe mọ́, kó máa sọ fún mi kó tó mú ǹkan tàbí èyàn kan ó kí mi, èmi dẹ̀ kí ǹkan bá yẹn, mo lè dáríji ẹ̀ yẹn. Ṣùgbọ́n tí eyàn kan bá sọ ǹkan tó yẹ kó sọ tàbí ó wá sí àwọn mọ̀lẹ́bí mi tó ṣe ǹkan tó yẹ kó ṣe, mi ò ní dáríji.

Àkókò ọdún tí mo fẹ́ràn jù ni ti òjò torí pé ti òjò ma ń dà bí i pé gbogbo ẹ̀ wà lẹ́rọ̀lẹ́rọ̀, gbogbo ẹ̀ tùtù tónítóní. Kò i ṣe pé oru pọ̀, a lè wọṣọ tó máa bo wa díẹ̀ torí òtútù ìgbà mí ma ń pọ̀ díẹ̀. Ṣùgbọ́n mo fẹ́ràn àkókò òjò, gbogbo èso ma ń bú jáde dáadáa, ata á pọ̀, gbogbo nǹkan tí eeyan ń gbìn ó ma ń, ó ma ń di gidi torí pé òjò ti rọ̀. Kò ṣe pé òjò tó pọ̀ o, òjò tó yẹ kó rọ̀ tó máa jẹ́ kí gbogbo nǹkan yọ dáadáa ni mo fẹ́ràn jù. Mo, mo like àkókò òjò lọ́dún.

Tó bá ti di àárọ̀, tí bá ti jí, tí bá ti gbàdúrà, mo máa ń ṣètò ìdárayá mi pé màá mú ẹni tí mo fi ń ṣe ìdárayá. Tí bá ti mú ẹni yẹn máa tẹ, màá lọ YouTube, mo máa ń wo oríṣiríṣi fídíò tí mo máa ń fi na dàada, kí gbogbo eyín mi, kí gbogbo ara mi lè pín, kó lè krii. Tí ó bá ti krii dáadáa, ó jẹ́ wípé gbogbo egungun mi ti wà níbi tó yẹ kó wà. Tí bá ti ṣe yẹn tán, màá wá màá gbé èyí tó ń pe dumbbell, dumbbell kékeré kan mo ní tó jẹ́ márùn-ún KG ni mo ní, màá gbé méjèèjì. Tí bá ti gbé yẹn tán, màá lọ wẹ̀, màá ṣanra, màá lọ sí ibi iṣẹ́. Ìdárayá dára fún ara gan torí pé ó máa ń jẹ́ kí ọkàn ẹ wà ní ṣakáṣaká. Wàá mọ̀ pé o fẹ́ lọ ṣiṣẹ́, ara ẹ a, a wà ní nǹkan tó ń pè ní active.

Báyìí báyìí oríṣiríṣi orin ló wà, orin tí Afro pop, orin tí geẹ̀sì, orin tí Jésù orin oríṣiríṣi ló wà. R&B náà wà, pop wà, rap wà. Ẹ̀ orin tí mo fẹ́ràn jù nísinsìnyí ni orin Wizkid tó ń pè ní Kẹ́sẹ̀kẹ́sẹ̀ torí pé ó jẹ́ wípé jó jó jó ní Yorùbá.

Ti bá ní ààyè láti kọ́ èdè, oríṣi èdè ni máa kọ́ ọ. Èdè French, èdè Spanish, èdè English dáadáa kí n kọ, èdè àwọn Malaysia, èdè àwọn Philippines, èdè oríṣìíríṣìí tó wà ní ilẹ̀ ni màá kọ́, ṣùgbọ́n èdè wo tí mo fẹ́ kọ́? Àwọn mẹ́ta gangan tí mo fẹ́ kọ́ ni French, Spanish àti èdè Philippines.

Ọ́fíìsì mi máa ń ṣí ní àkókò mẹ́jọ láàárọ̀ torí pé a máa ń tètè ṣí, a máa ń ṣe meeting. Gbogbo ẹ̀ gbogbo ẹ̀ a parí sí bíi ag, ago mẹ́wàá láàárọ̀. Torí náà a máa ń tètè débíṣẹ́ kó tó di mẹ́jọ láàárọ̀ bẹ́ẹ̀ni.

Bẹ́ẹ̀ni, mo ní oríṣiríṣi nọ́mbà mẹ́ta. Mo rí nọ́mbà fún àwọn mọ̀lẹ́bí mi nìkan tó lè mọ̀ sí pé tó bá rí mi pé wọ́n lè pe nọ́mbà yẹn ní gbogbogbà ó dẹ̀ máa lọ̀. Mo ní nọ́mbà kejì tí àwọn ọ̀rẹ́ mi ní tí àwọn mọ̀lẹ́bí mi náà ní ṣùgbọ́n mi ò fún àwọn tó wà ní ibi iṣẹ́ torí pé mi ò fi iṣẹ́ papọ̀ mọ́ ti ara. Mo dẹ̀ ní nọ́mbà ti iṣẹ́ tí pé gbogbo nǹkan tó bá nípa ní ibi iṣẹ́ ni nọ́mbà yẹn ló máa pè sí tó dẹ̀ máa lọ̀.

Bẹ́ẹ̀ni mo ní orúkọ ìnagijẹ, oríṣiríṣi ọ̀nà mẹ́ta n mo ní. Èyí tí àwọn ọ̀rẹ́ mi máa ń pè mí, èyí tí mommy mi máa ń pè mí náà yàtọ̀ àti èyí tí daddy máa ń pè mí yàtọ̀. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn gọ̀ńgọ̀ńgọ̀ń ni mo ní. Mo ní oríṣiríṣi orúkọ ìnagẹ̀jí.

Bẹ́ẹ̀ni, etí mi dára. Mo gbọ́rọ̀ dáadáa. Mi ò ní nnkan tó ń pè ní hearing aid torí pé etí mi dára. Mo gbọ́ bí àwọn èèyàn ṣe ń sọ̀rọ̀ dáadáa. Ṣùgbọ́n ọ jẹ́ ọjọ́ kan tí omi wọ etí mi, mo rò pé màá nílò láti máa lo nǹkan tó fi ń gbẹ etí torí pé omi òkun ni, omi òkun de ni yọ̀. Mo rò pé mi ní gbọ́rọ̀ torí pé etí mi dí lọ́jọ́ yẹn, ṣùgbọ́n gbogbo ẹ̀ ló yọ́ nú nígbà tí mo lọ yẹ̀wò ní ọ̀dọ̀ dókítà. Mi ò nílò nǹkan tó ń pè ní hearing aid, etí mi dára.

O jẹ wípé bẹ́ẹ̀ni, ìgbà mí mo ma n ṣe ìwádìí fún àwọn tí mo ń bá ṣiṣẹ́ pọ̀ torípé mi ò fẹ́ má ṣe nǹkan tí wọ́n ò ní ìfẹ́, kí àwọn náà má ṣe nǹkan tí wọn ò nífẹ́ sí mi. Tí bá ti ṣèwádìí, kò ṣe pé màá ṣe ìwádìí nǹkan tó n selẹ̀ nílé wọn o torípé ìyẹn ti n kọjá ìwádìí, ètékète ni ìyẹn. Ṣùgbọ́n tí mo bá fẹ́ mọ nǹkan tó bá nífẹ̀ẹ́ ju, boya a kọfii nífẹ̀ẹ́ ju, fíìmù tó nífẹ̀ẹ́ ju, ibi tó nífẹ̀ẹ́ ju, tí mo bá fẹ́ ra nǹkan ẹ́bùn fún wọn náà kí n mọ nǹkan tó nífẹ̀ẹ́ jù kí n lè ra fún wọn ní ìjọ́ ta bá fẹ́ ra nǹkan. Bí òṣìṣẹ́ ni mo ma ń wádìí àwọn, àwọn tí mo n bá ṣiṣẹ́, ṣùgbọ́n pé kí ma wá nǹkan tó n selẹ̀ nílé wọn àbí tàbí tó ti ṣẹlẹ̀ sí wọn rí, mi ò ṣe ìwádìí iyẹn o. Iyẹn yàtọ̀ fún criminal information torí tí eyan bá fẹ́ ṣiṣẹ́ ní iṣẹ́ wa wọ́n gbọ́dọ̀ wá pé ṣé o ti ṣẹ̀ ní ọ̀dọ̀ ìjọba rí, kó tó wọ ilé iṣẹ́ wa. So ìgbà náà kó tó wá bẹ́ẹ̀ náà, wọn a ti mọ̀ pé o tiṣẹ́ àbí tàbí o ṣẹ̀.

Mo máa ń fọwọ́ lójoojúmọ́. Mi kì í kà torí pé tí bá ti dáná, mà á fọwọ́. Ti bá ti lọ ilé ìgbọ̀nsẹ̀, mà á fọwọ́. Ti bá ti ṣe nǹkan, ti bá ti fọ́wọ́ kan nǹkan tí òyè kì í fọ́wọ́ kan tàbí nǹkan tó dọ̀tí, mà á fọwọ́. Ó dá kí èèyàn má máa kà bí èèyàn ṣe ń fọwọ́ o. Kí èèyàn kan máa fọwọ́ lójoojúmọ́, tó máa kọjá márùn-ún mẹ́fà lójoojúmọ́. Ó dẹ̀ dáa kí èèyàn máa lo nǹkan tó n pè ní kríímú ọwọ́. Kríímú ọwọ́ jẹ́ nǹkan tó máa jẹ́ kí ọwọ́ ẹ rọ̀ dáadáa tí ó bá ti fọwọ́. Torí pé ìgbà mìí, oríṣiríṣi kẹ́míkà ló wà ní ìgbọ̀ fọwọ́. Tí ó bá ti fọwọ́, ko lò ti nǹkan tó pè ní hand cream, ọwọ́ ẹ á lè rọ̀ dáadáa. Ọwọ́ ẹ náà á dà bí i pé gbogbo kẹ́míkà tó wà ní nǹkan tó ń fi fọwọ́ kò ní jẹ́ kí ọwọ́ ẹ rí bákanbákan.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn coffee àti tea kòi ṣe tàbí torí pé méjèèjì ni mo fẹ́ràn. Ní ọjọ́ tí mo bá lọ ibi iṣẹ́ tàbí mo ní nǹkan ṣe tó yẹ kí n wà pẹ́yẹ́pẹ́yẹ, mo máa ń mu coffee torí pé coffee máa ń jẹ́ kí n di pẹ́yẹ́pẹ́yẹ dáadáa kí n mọ̀ nǹkan tí mò ń ṣe, ojú mi á lá dáadáa. Ṣùgbọ́n tí mo bá fẹ́ jókòó kí n sọ̀rọ̀ pẹ̀lú àwọn mọ̀lẹ́bí mi tàbí àwọn òṣìṣẹ́ tí ó ṣe pé mo fẹ́ ṣiṣẹ́, màá mu tea torí pé tea máa ń jẹ́ kí ara mi balẹ̀, ó máa ń jẹ́ kí ara wa dá yégéyégé. Oríṣiríṣi tea ni a ní, a ní spearmint tea, a ní tea lemon oríṣiríṣi mo máa ń mu. Wọ́n pè ní herbal tea lèmi máa ń mu torí pé ó máa ń ṣiṣẹ́ dáadáa kárakára sí èmi bí obìnrin.

Mi ò ń bínú tí bá wà nínú ọkọ̀ o, ṣùgbọ́n mo máa ń bínú tí ó bá jẹ́ wípé kò dà wípé mo ń gbádùn ara mi nínú ọkọ̀, wípé ibi tí mò ń lọ náà ó jìnnà tàbí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ wà. Àwọn mẹ́tẹ́ẹ̀ta yẹn ni tí, tí bá wà nínú ọkọ̀, tí ó bá jẹ́ wípé gbogbo ẹ fúpọ̀, mi ò ní fẹ́ dúró sínú ọkọ̀ yẹn tó pẹ́ rárá rárá rárá, mo fẹ́ bọ́ta. Ṣùgbọ́n tí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ náà bá wà, ó máa ń jẹ́ wípé ká tètè dé ibi tí à ń lọ. Kí ló ń ṣẹlẹ̀ níwájú tí ọkọ̀ fi dí? Ìgbà mí tí ó bá jìnnà ibi tí à ń lọ wípé a kan lọ, lọ, lọ, lọ, lọ, lọ, lọ. Kí ló ń ṣẹlẹ̀ niwájú pé ibo la máa dé? Ibo la tí ń lọ? Ó máa dàwípé mo máa bínú díẹ̀, ṣùgbọ́n tí aa bá ti dé ibi tí à ń lọ, inú mi á dùn.

Bẹ́ẹ̀ni, mo máà ń ṣiṣẹ́ láti ilé. Ṣùgbọ́n ó jẹ́ wípé tí ìdí bá wà láti ṣiṣẹ́ láti ilé ni mà a ṣe iṣẹ́ láti ilé. Ìgbà mí wọ́n máa sọ pé ká má wa àbí ìṣẹ́ pé a lè ṣe nǹkan tí a bá fẹ́ ṣe láti ilé. Ìgbà mí ó máa ń jẹ́ wípé gbogbo meetings tí a ti fẹ́ ṣe láti ilé a lè ṣe é. Ìgbà mí láti COVID ẹgbẹ̀rún méjì ó lé ogún, ó ti jẹ́ wípé gbogbo ǹkan ti lọ sókè, gbogbo inù- ìná lọ́wọ́, tí owó ọkọ̀ aláta bọ́ ti pọ̀ jú. Wọ́n ti sọ wípé ká máa máa wá bí iṣẹ́ ní ojoojúmọ́. A máa wá ní ẹ̀ẹ̀mẹta lọ́sẹ̀, èèmejì a máa wà ní ilé.

A ní oṣù méjìlá ní ọdún kan. A ní oṣù méjìlá nínu ọdún kan. Oríṣìíríṣìí oṣù láti oṣù Ṣẹẹrẹ títí di oṣù Ọ̀pẹ. Sùgbọ́n èyi tiwòn ti bí mi ní oṣù Òwewé. Ó jẹ́ wípé ǹnkan tí mo sọ ni January láti December wà. Sùgbọ́n oṣù September lọ bí mi.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa kọrin. Ìgbà mí tí màá ti ń wẹ̀ mó máa ń kọrin, ìgbà tí mó máa ń ṣe ǹkan mó máa ń kọrin, ìgbà tí mi tì ẹ̀ ní ǹkan ṣe gan mó máa kọrin. Ṣùgbọ́n kò ṣe wípé mó máa ń kọrin bí àwọn tó máa ń lọ síbi kí wón tó pè studio tó máa ń mú máíkì kí wón máa má ṣe oríṣiríṣi. Èmi ò ń kọrin báyẹn, mìí ń ṣe akọrin bá yẹn. Ṣùgbọ́n ohùn mí, mó máa ń fi kọrin díẹ̀díẹ̀ ní ilé tàbí àwọn tí bá wà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi bíi ǹkan bá yẹn. Ṣùgbọ́n bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn kí ń máa kọrin.

Bẹ́ẹ̀ni, mo máa tẹ̀lé òfin ìyara ọkọ̀ torí pé tí èèyàn o bá tẹ̀lé òfin ìyara ọkọ̀, ó máa je wipé ó sanwó fún àwọn ilé ìjọba. Ìyẹn náà dá torí pé kín ni ìdí tí ó fi tẹ̀lé ìyara ọkọ̀, òfin ìyara ọkọ̀? Ǹkan kíkan lè ṣẹlẹ̀ tí o ba tẹ̀lé òfin ìyara ọkọ̀. Ìjàmbá ọkọ̀ lè ṣẹlẹ̀, èèyàn lè ní ìjàmbá tó bá ti ń rìn. Ìyẹn ò dẹ dára rárá púpọ̀. Ó dá kí a máa tẹ̀lé òfin ìyara ọkọ̀ torí pé ó wà fún ìdí yìí náà kí ìjàmbá, kí ǹkan kan má lọ má ṣẹlẹ̀ tí a bá ti ń wa mọ́tò àti pé àwọn tó wà lórí títì náà kí ǹkan má lọ ṣẹlẹ̀ sí wọn.

Rárá o, a kì n wọ aṣọ àkayòrí ní ibi iṣẹ́, a kì n ṣe bẹ́ẹ̀. A máa ń wọ nnkan tí wọ́n ń pè ní formal dresses bí i suit bí i tie, bí i aṣọ tó jẹ́ wípé ó wà fún ibi iṣẹ́. Ṣùgbọ́n tí nǹkan kí ǹkan ta bá ṣe nǹkan níbi iṣẹ́ wípé kí àwọn èèyàn wọ nnkan tó níbi rẹ́ẹ̀dì díẹ̀ tàbí kí eeyan wọ nnkan tó níbi búlúù díẹ̀ sí ara aṣọ, a máa ṣe iyẹn tí a bá tí ń ṣe nǹkan. Ṣùgbọ́n aa ní aṣọ àkayòrí tí gbogbo wa ń wọ. Ẹ̀yi taa tún ní ti iṣẹ́ gan gan, wọ́n fún wa ní t-shirt iṣẹ́, ìyẹn ní orúkọ iṣẹ́ wa lórí ẹ̀, ìgbà mìí a máa ń wọ, kò n ṣe wípé gbogbo wa máa ń wọ pọ̀ o, tó bá fẹ́ wọ, wàá wọ̀.

Èmi jẹ́ èèyàn tó máa ń tètè rẹ́rìn kí máa purọ́. Ṣùgbọ́n tí bá fẹ́ rẹ́rìn, tí bá ti ń wo fíìmù tó jẹ́ wípé àlọ́ ẹ̀, ó jẹ́ kí ń máa rẹ́rìn. Tí bá ti ń rí àwọn èèyàn tó ṣe nǹkan tó, tó jẹ́ kí n máa rẹ́rìn tàbí tí eyan sọ nǹkan tó funny, mo máa rẹ́rìn. Nǹkan kíkan oríṣiríṣi ló máa ń jẹ́ kí n rẹ́rìn. Ṣùgbọ́n fíìmù gan gan gan gan gan tí bá ti ń wo fíìmù tó jẹ́ wípé ó ní oríṣiríṣi tó jẹ́ kí eyan ma rẹ́rìn, mo máa rẹ́rìn.

Bẹ́ẹ̀ni, mo máa ṣe ìtọ́jú àwọn ọjà torí pé oríṣiríṣi ìtọ́jú ni oríṣiríṣi ọjà ní lé ro. Oríṣiríṣi ọjà torí pé ọjà kan lè wà ní lẹ́lẹ̀, ọjà kan kò gbọdọ̀ tẹ́lẹ̀ pọ̀. Ọjà míì ò gbọdọ̀ wà ibi tó tutù, ọjà míì máa wà ní ibi tó gbóná. Oríṣiríṣi ni ọjà oríṣiríṣi nífẹ̀ẹ́. O gbọdọ̀ mọ èyí tí ọjà ẹ níí fẹ́rẹ̀ lọ, kó wá ṣe ìtọ́jú yẹn, tó ṣe pín yẹn fún ọjà yẹn.

Bẹ́ẹ̀ni, mo ti dúró lílo ẹ̀rọ ayára pizza fún ọjọ́ kan rí, torí pé ìgbà mí mo máa ń ṣètò nǹkan tón pè ní screen time. Mí kì í like ki máa wo nǹkan yìí jù. Mo dẹ̀ ti wò ó torí iṣẹ́ láti gbogbo ọjọ́ iṣẹ́ ní ọ̀sẹ̀. To ba wá ti di ìparí ọ̀sẹ̀ pé mo fẹ́ sinmi, ìgbà mí mo máa ń ní nǹkan tón pè ní screen time stopper tó máa ń sọ fún mi pé àsìkò ti tó láti gbé kiní yi lẹ̀. Pọ̀ ẹ̀, ṣùgbọ́n èmi ti ṣerí pé mo di ọwọ́ dúró lórí ẹ̀rọ yẹn fún gbogbo ọjọ́.

Bẹ́ẹ̀ ni, mo máa ń pe àwọn oníbàárà tuntun torí pé customer service ṣe kókó. Mo máa ń pe wọn torí a fẹ́ mọ̀ bí wọ́n ṣe ń lo ọjà wa sí, ṣe ọjà wa dà àbí ọjà wa ò dà àti pé kí ni wọn tun fẹ́ ká má a ṣe dáadáa fún wọn tí, tíwọn máa fi padà wá ki wọn lè jẹ́ oníbàárà wa dáadáa. Ní tí a bá ti pe wọn, oríṣiríṣi ọ̀rọ̀ la máa ń sọ, la máa ń bèrè torí pé a gbọ́dọ̀ mọ èyí tó ṣe kókó tí a gbọ́dọ̀ máa ṣe fún wọn torí pé àwọn gangan gangan la ṣe kókó ni ìdí tí a fi ń ṣiṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo ti lọ ṣọdẹ rí. Ṣùgbọ́n, áà ṣiṣọdẹ máa ń gba agbára torí pé maa kan máa rìn, maa kan máa ń ṣe nǹkan tàbí ikejì, ó máa dà wípé gbogbo òn ń tàn. A kan máa lọ, lọ, lọ, lọ, lọ. Ìgbà tí mo lọ ṣọdẹ níjọ yẹn, ìgbà tí mo délé, mo wó lulẹ̀, mo sùn ni torí pé ó ń mara gírí gan. Èèyàn lè lo lataarọ́ ti dalẹ́ torí pé èèyàn ṣọdẹ. Ṣùgbọ́n èèyàn máa ń kéeré ọdẹ tí èèyàn bá ṣe, tí èèyàn bá ṣetán, èèyàn máa ń keéré. Ó máa dà wípé èèyàn ń ṣe tìtì e. Èèyàn dẹ̀ gba nǹkan.

Tí n létò ba ti ra ẹ̀rọ ayárabíàṣá tuntun torí pé èyii tí mo ń lò otijẹ́ èyí tó ti pẹ́ díẹ̀ bí ọdún mẹ́ta àbí ọdún méjì sẹ́yìn. Èyí tí mo ní ìfẹ́ lò, tí mo fẹ́ rà ni èyíi tó máa jáde ní ọ̀sẹ̀ méjì tó ń bọ̀ yìí. Èmi dẹ̀ sí ní gbogbo ẹ̀, mo ti ní gbogbo owó tí mo fẹ́ fi ra, mo ti, mo ti sọ wípé online ni màá ti ra, wón dẹ̀ máa gbé wá sí ilé mi. Gbogbo nǹkan tí mo nílò nínú ẹ̀rọ ni ẹ̀rọ yẹn gbúdọ̀ ní, mo ti yẹ̀ ọ́, mo ti ṣèlẹ tó bá ti di ọjọ́ yẹn gangan, gangan, íméèlì mi á dùn torí pé mo ti fi date lẹ̀ pé màá ra ẹ̀rọ yẹn tuntun.

Ó ti di oṣù mẹ́rin sẹ́yìn kẹ́yìn ni mo ti lọ wo eyín mi. Ijọ́ tí mo lọ wo eyín mi jẹ́ ọjọ́ pé èyí tó ń pè ní eyín ọgbọ́n tó má ń hù ní tó bá ti di pé o ti dàgbà díẹ̀, ló hù. Ó ń wà dún mí gan an, ó ń ro mí, mi ti ẹ̀ lè ṣiṣẹ́ ní ọjọ́ yẹn. Mo wá lọ síbi t'ọ́n ti ń wo eyín, dentist mo lọ wo eyín mi. Ó wá sọ fún mi pé eyín ọgbọ́n mi ti ń hù, ó wá fún mi ní ọjọ́ tí n padà wá kí n wá yọ torí pé eyín mi ò tó láti ní eyín ọgbọ́n yẹn, kò ní nǹkan tó ń pè ní ààyè láti ní eyín ọgbọ́n. Wọ́n wá bá mi yọ eyín ọgbọ́n. Ó ti di oṣù mẹ́fa, mẹ́rin sẹ́yìn nsi tí mo ti lọ wo eyín.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn lílo ẹ̀rọ ìgbésókè torí pé ó máa ń jẹ́ kí gbogbo nǹkan kíkan tàbí ibi tí mo fẹ́ dé kó dé ibi tó ń dé, torí pé ìgbà mí àwọn building yẹn máa ga gan, èyí ti won máa ń pè ní skyscraper tàbí àwọn building ńlá ńlá ńlá ẹ̀rọ ìgbésókè yìí ó máa tètè gbé ẹ sókè. Ṣùgbọ́n tí bá ti jókòó, bá ti pẹ́ tí mo bá fẹ́ na ẹsẹ̀, mo máa lo nǹkan tó ń pè ní stairs. Stairs yìí ó máa jẹ́ kí n rìn díẹ̀ sókè, kí n rìn díẹ̀ sí isalẹ̀. Tí ẹ̀rọ ìgbésókè wa bẹ náà, ṣùgbọ́n máa mú tí stairs kí ara mi lè se kíní padà.

Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni mo ní ààbò kọ̀mpútà torí pé ó ṣe kókó. Nnkan tó máa ń pe ní virus ó ṣe kiní gan fún wa, àwá ta ń lo kọ̀mpútà. Tí ẹeyan lọ tẹ nnkan tó yẹ kó tẹ̀ àbí tí ẹeyan lọ download gbé nnkan tó yẹ kó gbé sí orí kọ̀mpútà, ó máa jẹ́ kí pé gbogbo ǹkan tó wà ní kọ̀mpútà yẹn lọ. Ìgbà mí àwọn tó ń pè ní hackers lè gba gbogbo information tó wà lórí kọ̀mpútà. Ó jẹ́ kí ẹ̀yàn máa ṣọ́ra. Abobo kọ̀mpútà ó máa ń jẹ́ kí kọ̀mpútà wa kó ṣe kíni, kó ní abobo pé gbogbo àwọn oríṣìíríṣìí ǹkan báyẹn kò lè wọlé sínú kọ̀mpútà wa.

Oríṣiríṣi ọ̀nà ni àwọn èèyàn máa ń fi tọ́jú ara wọn, ṣùgbọ́n tèmi o, mo máa ń lo nǹkan tó ń pín skincare fún gbogbo ara mi. Oríṣiríṣi èyí tí mo fi ń fọ ara, oríṣiríṣi èyí tí mo fi ń fọ ojú wà. Èyí tó ń pín ní face wash, face scrub, gbogbo èyí tí màá lò tí màá ti fọ ojú, tó ń pín ní face serum, tó ń pín ní face mask, gbogbo ẹ̀ ni mo máa ń lò sójú. Èyí náà ni màá fi ń fọ́ ara, mo máa ń lo kànkàn, màá fi ń gbo ara. Mo tún ní body wash, a ń pè body scrub, èyí tí a máa ń fi ń fa ara àti oríṣiríṣi tí a fi ń gbo ara. Èyí tí mo máa ń ṣe náà, mo máa ń ṣe ìdárayá dáadáa, mo máa ń sáré, mo máa ń rìn, mo máa ń ṣe èyí tí a máa ń ṣe ní àràárọ̀, exercises ìdárayá tí mo máa ń ṣe kí n tó lọ ibi iṣẹ́. Àti àwọn èyí tó pọ̀, tó pọ̀ náà ni oríṣiríṣi mo máa ń ṣe. Mo máa ń jẹ èso, èso náà dàgìrìgìrì fún ara èèyàn àti pé mi ò kí ń ṣe nǹkan tó ju agbára mi lọ. Tí màá ṣe, ó máa jẹ́ kí ara mi máa ṣe bákan bákan. Nígbà náà ni mo máa mọ èyí tó yẹ kí n ṣe àti èyí tí kò yẹ kí n ṣe. Oúnjẹ mìíràn tí mo máa ń jẹ, oúnjẹ tí ì kí n jẹ. Bí mo bá jẹ súgà o, sáré kúrò ní súgà. Má jẹ súgà tí ara ẹni fẹ́ lò, má lọ máa jẹ èyí tó pọ̀ jù.

Mo kẹ́yìn ní alábùrukú ní oṣù kan sẹ́yìn, torí pé ó dàbí pé mo wo fíìmù tó ní oríṣiríṣi nínú èyí tó ń pè ní horror movie. Ígbà tí mò ń wò ó, gbogbo ara mi dẹ́ n pọ́n ń jí. Ígbà tí mo wò ó tán, mo wá lọ sùn. Ígbà tí mo lọ sùn ni mo lọ wá láàlá fíìmù tí mo wò ó, ó dẹ̀ jẹ́ fíìmù tó ń pè ní horror. Horror yẹn wá dà bi wípé ó wá n hán ní ibi tí mo ti ń lààlá. Owá dàbi wípé èmi wà n nú fíìmù tí mo ṣẹ̀ṣẹ̀ wò pẹ̀lú gbogbo ǹkan burúkú tí èmi wò nínú fíìmù yẹn. O ti di oṣù kan báyìí tí mo ti wo fíìmù burúkú yẹn.

Bẹ́ẹ̀ni mo ti fún ẹ̀jẹ̀ mi rí, torí pé ó jẹ́ nǹkan tí mo máa ń ṣe ní ọdọọdún àti wípé ó jẹ́ wípé fún mi mò ń fi ǹkan sí ayé lẹ̀. Àwọn oríṣìíríṣìí èyàn ló nílò ẹ̀jẹ̀, ìgbà mí kò dẹ n sí bí a èèyàn bí a ṣe jẹ́. Ó yẹ ká máa ran àwọn ẹlòmíí lọ́wọ́. Ó yẹ ká máa ran àwọn tó nílò ǹkan hospital ǹkan fún ara tó bá ṣàìsàn ká máa fi lẹ̀. Ká ní pé a lè fi ẹ̀jẹ̀ wa lẹ̀. Ó jẹ́ ǹkan kékeré tí àwa èèyàn bí èèyàn lè máa fi lẹ̀ fún àwọn èèyàn. Ó yẹ ká máa múra síi lọ́dọọdún osoosu márùn márùn mẹ́fà mẹ́fa mẹ́rin mẹ́rin ká máa lọ síbi tí a máa ti ń fi ẹ̀jẹ̀ sílẹ̀. Ká máa fi ẹ̀jẹ̀ ní ìgbà kan tàbí méjì ó da ká máa rọrọ lọ́wọ́.

Bẹ́ẹ̀ni, mo ní àwòrán lára torí pé ó da kí eyan máa ní ìkan àbí méjì sára torí wọ́n máa n sọ pé kí eyan máa rìn pẹ̀lú ẹ tí nǹkan bá ṣẹlẹ̀ kó lè dá ara wa mọ̀. Ko n se nnkan pé inú wá dùn láti máa mú àwòrán torí kí nìyan ṣùgbọ́n ó wà nínu nǹkan tó n sọ pé tí eyan bá ti fẹ́ jáde kí eyan má ní àwòrán kookan àbí méjì sínú báàgì àbí pọ́ọ̀sì.

Bẹ́ẹ̀ni mo máa ń tan ẹìkíni lórí fóònù mi, mo máa ń kíyan, mo máa ń fi fóònù mi kíyan. Nkan tó ń ṣe fóònù fún ni yẹn, mo máa ń fi bá àwọn èèyàn sọ̀rọ̀ láti ibi tí mo wà sí ibi tó wà. Ó jẹ́ ǹkan tó wúlò nínú fóònù mi tí mo ti ń lò.

Ọjọ́ kan o jẹ́ wípé ọjọ́ ìbí mi ni. Ìgbà yẹn ni àwọn ọmọ tí ẹ̀gbọ́n bàbá mi bí máa wá sọ́dọ̀ wa, wọ́n wá ṣe holiday. Ìgbà tí wọ́n wá wá wá ní ka lọsí ilé ìjẹun, gbogbo wa mú ara wa. Ó wá jẹ́ ìjọ́ bi ìjọ́bì mi mẹ́fà márùn ún, márùn ún ni torí mo rántí dáadáa márùn ún àbí mẹ́sàn-án. Ìgbà táa wá lọ sí ibi ilé ta tí ń jẹun ni àwọn dàgbulù dàgbulù, àwọn tó ń jalè wá wá. Ni ìjọ yẹn ni mo rò pé kí ọ̀tá mi kú. Olúwa ṣe ohun, ǹkan kò ṣe mí, kò ṣe àwọn mọ̀lẹ́bí mi torí pé gbogbo wọn wà níbẹ̀. Àwọn àbúrò mi ni iná èyí tó ń pé n cousin tí àwọn ẹ̀gbọ́n dádì mi bí wọ́n wà pẹ̀lú wa. Adùpe f'oloun ǹkan kan ò ṣẹlẹ̀ ṣùgbọ́n mo rí ǹkan tó ń pé ní ìbọn lọ́jọ́ yẹn àti àwọn èèyàn tó kàn dá gbogbo ǹkan ró tó ń yìnbọn sókè.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣe yoga. Ìgbà mí mo máa ń ṣe, ìgbà mí mo máa ń ṣe ti exercise tó mírà díẹ̀ tó máa ń gbọ́ran. Ṣùgbọ́n ìgbà tí mo tí máa fẹ́ ọkàn balẹ̀ wípé mo kò fẹ́ nǹkan tó ń pé meditate, mo máa ń lo yoga kí ọkàn mi lè wá salẹ̀, kí n mú gbogbo ọkàn mi tó le ọkàn mi tó ń bínú, ọkàn mi tí ó níìfọ̀kàn balẹ̀ kó lè yàtòrò kó lè wá lẹ̀. Mo máa ń fi ṣe yoga yìí kí n mọ̀ pé ó máa fi mú ọkàn mi sílẹ̀.

Rárá o, mi ò ní irọra tí n bá tí ń bá àwọn èèyàn sọ̀rọ̀ torí pé mo ní ìgboyà. Gbogbo ǹkan tí mo dẹ̀ ti kọ́ tí mo fẹ́ sọ, tí mo ti mọ̀ tí mo fẹ́ sọ, mo ti mọ̀ dénudénu pé mo ti wádìí dáadáa, gbogbo ǹkan tí mo tẹ́ ń sọ ó ṣe pàtàkì ó jẹ́ wípé òótọ́ ni, ni mo máa ń ní ìgboyà síi. Gbogbo ǹkan tí ó yẹ kí n sọ ni mo máa ń sọ, gbogbo ǹkan tó yẹ kí ǹ dé sọ, mi ò ń sọ. Mo máa ń ní ìgboyà tí o bá ti jẹ́ wípé èèyàn kan fẹ́ máa sọ̀rọ̀ pé mii ṣe dáadáa, mó máa ń dúró fún ara mi, mó máa ń dúró kí n mọ̀ pé ǹkan tí mo sọ mo wádìí, ó dẹ̀ ṣe kókó. Mo sọ ǹkan tó yẹ kí n sọ, ó dẹ wá sí i, ó bọ́ sí i wípé òótọ́ ni mo ń sọ.

Bẹ́ẹ̀ni, mo máa n rántí àlá mi dáadáa. Ìgbà mí mí n rántí o. Tí ò bá jẹ́ àlá tó yẹ kí n rántí, ìgbà mí àwọn àlá mi máa n gbóya. Mo mọ̀ pé àwọn àlá mii wà tí wípé bí àtọ̀nà wà n bẹ̀, ibi tó yẹ kó lọ àti ibi tóo yẹ kó lọ, tàbí kó sọ fún ẹ pé ko ṣe nǹkan ko má ṣe nǹkan. Tó bá ti n lálà ó dá kí èèyàn maa mọ àlá ẹ rè kí èèyàn maa dẹ má mọ̀ pé nǹkan àbí meaning wà nínú àlá tó n ní. Tí èèyàn bá ti wà ní pé nǹkan wà n nu àlá tí èèyàn n ní, èèyàn a má ṣọ́ àlá tá n la làlálẹ́ kí èèyàn lè máa ní ibi tó yẹ kó rìn sí àti ibi ti ó yẹ kó rìn sí torí àlá ṣe kókó, o ní kíní titi ẹ, nǹkan tó máa n pè ní ẹ̀mí titi ẹ.

Mo máa ń lo wákàtí tó ẹyọ kan sí ẹyọ kan àtààbọ̀, tí mo máa ń fi wo ìbòjú lójoojúmọ́ ní gbogbo twenty four hours tó wà. Kó n jú wákàtí kan àti wákàtí ààbọ̀ torí pé mi ò kí ń fi bẹ̀ wò kó n jú pé ìṣẹ́jú márùn-ún, márùn-ún, márùn-ún mo máa ń wò, mo máa ń gbé lẹ̀, mo máa ń wò, mo máa ń gbé lẹ̀ torí pé níbi iṣẹ́ appearance bó le ṣe rí ó ṣe kókó. Tó bá ti lọ ibi iṣẹ́, màá wọra mi dáadáa kí n mọ̀ pé mo wà dáadáa. Tí bá ti dé ibi iṣẹ́, màá wọra mi pé ṣe láti ọ̀nà tí mo ti ń bọ̀ títí dé ibi iṣẹ́, bàtà mi wà dáadáa, aṣọ mi wà dáadáa. Tí bá ti ń ṣiṣẹ́, tó ṣe pé mo ti jókòó díẹ̀, mo ti mi ara, mo ti jáde, mo ti bọ̀, mo ti lọ, màá tún lọ yẹ ara mi wò ní ìbòjú kí n mọ̀ bóyá aṣọ mi ṣì dára. Tí bá dé tí ń kúrò ní ibi iṣẹ́ náà, màá wọ ara mi kí n má mu aṣọ rírún àbí aṣọ tí ò wà ókè lọ sí ilé. Kójú wákàtí kan sí wákàtí àbọ̀ lọ tí mo ń fi wo ìbòjú.

Mo máa ń lo etí gbọ́, èyí tí wọ́n pè ní AirPods. Oríṣiríṣi AirPods ló dẹ́ wà pẹ̀lú bu ọríṣiríṣi ilé iṣẹ́ ló ń ṣe èyí tí mo ń lò. Ṣùgbọ́n èyí tí mo lò máa ń lo lílo Bluetooth tó wà lórí fóònù mi. Tí Bluetooth yẹn bá ti tán mọ́ etí gbọ́ tí mo ń lò, a máa kọrin síta kí n má gbọ́. Oríṣiríṣi ẹ ni mo dẹ̀ ní ilé tó máa nílò fún oríṣiríṣi ẹ̀rọ tí mo ní.

Mo máa ń wo ojú àwòrán tó mẹ́ta mẹ́rin sí mẹ́fà lójúmọ́ torí pé tí n bá ti jí làárọ̀, mo máa ń wo ojú mi, tí bá ti wẹ̀ tán tí bá ti múra pé mo lọ ibi iṣẹ́ tàbí mo ti fẹ́ dúró sílé, mo sá ti wẹ̀ tán, mo máa wo ara mi ná. Tí ó bá wá di tí ọjọ́ bá ń lọ, tí bá fẹ́ wo ara mi bí ó ṣe rí tí ọjọ́ ti lọ díẹ̀ bí ọ̀sán, màá tú wo ara mi. Tí ó bá ti di bí ìrọ̀lẹ́ bí a mo fẹ́ rìn jáde díẹ̀ mo fẹ́ lọ ra nǹkan tàbí mo kò fẹ́ stroll kí n padà wá sílé, mo máa wo ara mi kí n tó kúrò ní ilé só dí bí márùn ún sí mẹ́fà lójúmọ́.

Bẹ́ẹ̀ni, mo máà ń kawé. Oríṣiríṣi ìwé ló dẹ̀ wà èyí tó máa ń pe ní adventure, romantic, thriller, mystery, suspense, èyí tó máa ń pe ní paranormal oríṣiríṣi ló dẹ̀ wà èyíkéyìí ni mo máa ń ka. Tí ẹni tó bá ti kọ̀wé yẹn tó jẹ́ wípé ó kọo dáadáa tèmi dẹ̀ mọ̀ tí mo máa ń tẹ̀lé, mo máa ń ye oríṣiríṣi tó n máa ń kọ wo, mo dè máa ń ka oríṣiríṣi ìwé tí ẹni yen ti ṣe àti oríṣiríṣi ìwé náà tí mo máa n wipé àwọn èèyàn máa ń sọ pé kí n kà á pé ó dùn, tó ní àlọ́, tó ní àlọ́ tó ṣe dáadáa pé kí n kà á dáadáa ni mo máa ń ka. Tí n bá ti yẹe wò pé àwọn èèyàn ṣọ̀rọ̀ gidi nípa ìwé kan mo máa ń kawe.

Rárá o, mi ò gun alápopọ̀ rí, torí pé ó jẹ́ nǹkan tó le díẹ̀. Èèyàn gbọ́dọ̀ mọ bí ṣe ń gun dáadáa kí eyan tó bọ́ sọ́nà. Mo máa ń rí, ó máa ń nígbà mi mo máa ń ṣe díẹ̀ díẹ̀ ṣùgbọ́n kò ṣe pé màá gbé sọ́nà wa máa wá kíkan wa díẹ̀. Kí n lè gbilẹ̀ torí ọ̀rẹ́ mi ní alápopọ̀ títí rẹ̀. Ṣùgbọ́n mi kì í wà bó ta, mo ma wà ní inú ilé tàbí inú èyí tó ń pè ní ilé ilé wa. Tí ilé wa ní ibìkan tó tóbi díẹ̀ ta máa fi ń wa mọ́tò wa. Alápopọ̀ yìí ni mo máa ń try, ni mo máa ń tẹ́ wípé màá wà díẹ̀ ṣùgbọ́n mi ò wà síta o.

Oríṣìíríṣìí oúnjẹ ló wà, tí oríṣìíríṣìí èèyàn lè máa ń jẹ lára àárọ̀. Ṣùgbọ́n èyí tí mo máa ń jẹ láàárọ̀ máa ń jẹ́ wípé ó kò ní pọn tó fẹ́lẹ́. Torí pé tí bá jẹ oúnjẹ tó tóbi láàárọ̀, ó máa jẹ́ kí ń máa sùn àbí tàbí kó máa rẹmi. Tí bá ti jí láàárọ̀, mo máa ń jẹ èyí tí wọ́n ń pè ní cereal, ó lè jẹ́ wípé cornflakes ni tàbí oats tàbí èyí tí wọ́n ń pè ní puffs. Èyikeyi tó bá ti jẹ́, oríṣìíríṣìí ni mo ní nílé. Èyí tí mo máa ń jẹ láàárọ̀ cereal ni mo máa ń jẹ láàárọ̀ kí n tó kúrò níbí iṣẹ́. Tí bá wà nílé, mo lè se rice tàbí kí n ṣe nǹkan tó ṣi fẹ́lẹ́ díẹ̀ bí i ẹyin àti búrẹ́dì náà. Kò ṣe pé màá jẹ oúnjẹ bíi ẹ̀bà, àmàlà láàárọ̀ nítorí ó máa rẹ mí tí n bá ti jẹ́ láàárọ̀.

Mi ò nífẹẹ kí fóònù mi máa gbóná, ṣùgbọ́n tí eniyan bá tí ń lo àwọn apps kankan tó wà lórí fóònù, ìgbà mí ó má ń jẹ́ wí pé ó ń gba gbára fóònù wa náà. Ìgbà mí ó lè jẹ́ wí pé fóònù yẹn ó ti ń rẹ díẹ̀díẹ̀, torí pé tí fóònù yẹn bá ti ń rẹ díẹ̀díẹ̀, ó máa dà bí pé gbogbo nǹkan tó bá ń ṣe pẹ̀lú fóònù yẹn a máa, a máa di díẹ̀díẹ̀, a máa slow ní ìdí. Ní ìgbà mí a máa gbóná ju yẹ kó gbóná lọ, ṣùgbọ́n kò ń ju méjì àbí mẹ́ta lọ ní bí ọjọ́ mẹ́ta sí mẹ́rin. Torí pé mo ti mọ̀ pé tí n bá lo app kankan lórí fóònù mi, ó máa jẹ́ kí fóònù máa gbóná, ìgbà yẹn ni màá mọ̀ pé mi ò gbọdọ̀ lo app yẹn lórí fóònù mi.

Rárá o, mi ò kí ń mu òògùn lójoojúmọ́ torí pé mi ò ní àìsàn lára tó yẹ kí má fi lo òògùn lójoojúmọ́. Tí ẹyin gan bá ń dùn mi tàbí bí flu tàbí cold bá wà, mà á kọ́kọ́ lọ bá dókítà tàbí èyí tó ń pè ní pharmacist tàbí physician. Ohun lo máa sọ fún mi èyí tí kí n lò àti èyí tí kí n má lò. Mi ò kí ń ṣe ìtọ́jú ara pé mò ń ṣe fún ara mi. Mà á kọ́kọ́ lọ yẹra mi mó kí n mọ̀ nkàn tó ń ṣe mí kí n tó lò òògùn kankan sí ara.

Olórí iṣẹ́ wa máa ń ṣiṣẹ́ tó péye. Ó máa ń ṣe iṣẹ́ tó yẹ kó ṣe bí i olórí. Èmi àti olórí mi jẹ́ wípé a ní nǹkan tó ń pè ní balanced relationship pẹ̀lú òṣìṣẹ́, pẹ̀lú ọ̀gá. A ní èyí tó ń pè ní balanced work torí pé tó bá ní kí n ṣe nǹkan mo gbúdọ̀ ṣe nǹkan tó yẹ kí n ṣe. Tí bí òṣìṣẹ́ náà ta bá lọ bá wọn bí ọ̀gá, bí olórí pé nǹkan báyìí ṣẹlẹ̀ àti ṣeléyi, àwọn náà máa ń ṣe bí i nǹkan tó yẹ kó ṣe. Wọ́n gbìyànjú dáadáa bí i olórí sí àwọn òṣìṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìtura ré lẹ́ẹ̀kan tàbí méjì ní ọ̀sẹ̀ kan torí pé ó jẹ́ itu ara tèmi. Ó máa ń jẹ́ kí gbogbo ibi tí mò ń gbé ní nǹkan tó ń pè ní spiritual cleanness. Ó máa ń jẹ́ kí ìmọ́tótó ẹ̀mí wà ní ibi tí mò ń gbé tàbí ibi tí mo wà. Mo máa ń ṣe turaré, mo máa ń fi turaré lẹ́ẹ̀kan tàbí méjì ní ọ̀sẹ̀ kan. Ó dá opín yin fún ara rẹ, ó máa ń jẹ́ kí ọ̀kankan balẹ̀ ẹ, kí gbogbo nǹkan tí mo pé nǹkan tó yẹ kó wà ní ilé ẹ tàbí ara ẹ ó ti fídànú. Mo máa ń lo ìtura ré.

Oṣù December ni mo fẹ́ràn jù nínú gbogbo oṣù ta ni, torí pé ó jẹ́ oṣù tó jẹ́ ìparí ọdún. Ó dẹ̀ jẹ́ oṣù Kérésìmesì, ó jẹ́ oṣù New Year, ó jẹ́ oṣù ta máa ń ní ọdún tó gùn díẹ̀ tí a máa kúrò níbi iṣẹ́ tí gbogbo èyàn á wà ńlé a lọ bá oríṣiríṣi àwọn ọ̀rẹ́ wa tí a ti rí ní ọdún tó ti lọ àbí a ti rí àwọn ẹbí à tara, a máa jókòó, a máa jẹun, a máa jẹ chicken, a máa jẹ turkey, a máa mú coke oríṣiríṣi ni a máa ń ṣe nígbà ọdún December àti oṣù December yìí. Ó jẹ́ wípé oṣù yẹn gangan ni mo ní fẹ́ràn jù torí pé gbogbo èèyàn máa ń ní àjọyọ̀ lọ́ oṣù December.

Oríṣiríṣi aṣọ ni mo fẹ́ràn kí máa wọ̀. Ṣùgbọ́n, èyí tí mo fẹ́ràn jù ni èyí tí èmi kì í fi bẹ̀ wọ̀ torí pé tí a bá ti ní patí ìgbéyàwó tàbí ìkómọ̀ tàbí àjọyọ̀ kan la máa wọ̀. Èyí tó ń máa ń pè ní lace dídán. Tí bá ti fẹ́ wọ lace dídán ni mo fẹ́ràn jù kí máa wọ̀. Ó máa ń jẹ́ kí n dàbí ọmọlúwàbí, ó máa ń jẹ́ kí n rí, kí n yàtọ̀ torí pé aṣọ àṣà wa ni. Tí bá ti wọ̀, inú mi máa ń dùn. A máa ń lo nnkan tó ń pè ní makeup táa máa to gbogbo ẹ̀ sí orí. A tún máa ń wọ gèlè tó sórí. Bí obìnrin, a máa wọ gèlè. Gbogbo ǹkan báyẹ̀ ni ó jẹ́ kí inú mi máa dùn láti máa wọ nnkan tó ń pè ní lace, aṣọ àṣà wa.

Bẹ́ẹ̀ni mo mọ àmì ìràwọ̀ mi, tí ìràwọ̀ mi jẹ́ Virgo. Virgo o jẹ́ oṣù September tọ bí mi. Oríṣìíríṣìí ló wà ó, ti Taurus, ti Aries, ti Cancer. Oṣù kọ̀ọ̀kan ní ìràwọ̀ ti ti ẹ̀, ṣùgbọ́n ti te mi jẹ́ ti Virgo. Oṣù tọ bí mi ni September eleven, ni ìràwọ̀ mi jẹ́ Virgo, Virgin.

Bẹ́ẹ̀ni, mo máà n ka àdéhùn dáadáa torí pé tí o baa kà àdéhùn dáadáa o lè kó sí pánpẹ́ àwọn tó n gbáyàn. O gbudọ̀ máa wo gbogbo ǹnkan tó yẹ kó wo tí o bá ti fẹ́ mú àdéhùn, tó bá ti fẹ́ kọ nǹkan, tó bá ti fẹ́ saini àdéhùn. Ó lè jẹ́ wípé ǹnkan tó fẹ́ fi orúkọ ẹ síbáyẹn ó lè jẹ́ ǹnkan tó máa fi ẹ sí i ìjàǹbá gidi pẹ̀lú ìlú pé o máa lọ sẹ́wọ̀n. O gbudọ̀ máa ka àdéhùn o, o ṣe kókó gan an. Tí ǹnkan kí kan tó bá fẹ́ kọ́kọ́ ṣe, o gbudọ̀ ka ǹnkan tó bá fẹ́ tọwọ́ bọ̀, tó bá fẹ́ saini torí pé o ṣe kókó gan.

Oríṣìíríṣìí app ló wà lórí fóònù mi àti lórí kọ̀m̀pútà mi. Torí pé tí mo máa lò lórí kọ̀m̀pútà mi jẹ́ wípé ó ní gbogbo ǹkan tí mo nílò ní ibi iṣẹ́. A ní Google Teams, a ní Google Meet, a ní gbogbo ǹkan tí Google máa ń tòrò wa fún iṣẹ́ fún. A ní Microsoft, a ní Excel. Oríṣìíríṣìí ni mo ní lórí app lórí kọ̀m̀pútà. Èyí tí mo ní jù lórí fóònù ni Instagram, TikTok, YouTube, Snapchat. Èyí tí mo máa lò jù wá jẹ́ Snapchat, torí gbogbo àwọn ọ̀rẹ́ mi wà ní lórí Snapchat. Ìbẹ̀ yẹn gangan ni mo máa lò jù. Èyí tí mi lò jù dáadáa dáadáa ló máa jẹ́ WhatsApp torí pé ó kàn jẹ́ wípé ìbẹ̀yen ni àwọn mọ̀lẹ́bí mi kọ̀ọ̀kan máa ń bá mi sọ̀rọ̀ lórí.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtulò ǹkan torí pé ó jẹ́ ǹkan tó jẹ́ nǹkan gidi fún ayé ta n gbé lórí ilẹ̀ wa tá n gbé. Ta ba ti ní ìlò ǹkan ta ti lò tẹ́lẹ̀, ó máa jẹ́ wípé gbogbo ǹkan tí o yẹ ka ṣe ta le tún lò. Kò n ṣẹ́ pé a ma máa dàánù. Ta ba ti ń dàánù dáadáa gan, ó máa jẹ́ wípé ǹkan ta dàna a le lò fún ǹkan míràn. Ìgbà yẹn ni a máa ń fi gbogbo ike ta máa ń fi mú ǹkan, a máa san ní ǹkan míràn. Ó jẹ́ irú ǹkan tí èmi ní ìfẹ́ lò kí ma lò torí pé ó ń dára fún ayé ta n gbé yìí.

Ọjọ́ ẹtì ni mo fẹ́ràn jù nínú gbogbo ọ̀sẹ̀, torípé ó jẹ́ ọ̀sẹ̀ tí gbogbo ǹkan ta ti ṣe ní iṣẹ́ ti tán, a ní lọ ibiṣẹ́, a má lọ sí ilé, a dẹ̀ ní lọ ibiṣẹ́ ní ọjọ́ kejì. Ọjọ́ kejì jẹ́ ọjọ́ àbá mẹ́ta wípé ọjọ́ ìsinmi wa láti iṣẹ́. Ìjọ yẹn ni a má mọ̀ pé bóyá a fẹ́ lọ sọ ọ̀rẹ́ ọ̀dọ̀ ọ̀rẹ́ wa ọ̀rẹ́ wa tàbí a fẹ́ lọ ṣe ǹkan tó jẹ́ ǹkan ìsinmi fún wa tàbí ká lọ sí ibi ìdárayá wà ní àdúgbò wa.

Bẹ́ẹ̀ni, ó ní ẹranko, òun tí mò ń sìn, èyí jẹ́ ajá, èyí jẹ́ èyí tí ó jẹ́ títè mi gangan gan. Ṣùgbọ́n tí bá lọ sí ilé màámi àti bàbá mi, wọ́n ní oríṣiríṣi àgùntàn, wọ́n ní èyí tí wọ́n ń pè ní chicken, iyen adìẹ, adìẹ jẹ́ èyí tí màámi máa ń sìn dáadáa àti wọ́n tún ní oríṣiríṣi màlúù, èyí tó tóbi, èyí tó kéré, èyí tó ní oríṣiríṣi àdánwu ni ara. A ní oríṣiríṣi tí a máa ń sìn, títè mi jẹ́ ajá, ajá kan ni mo ní, orúkọ rẹ̀ dẹ́ẹ̀ jẹ́ Daisy.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn oúnjẹ ní òpópónà, torí pé tí bá ti ń ra oúnjẹ ní àyíká mi, ìgbà mí ó máa ń dùn, ìgbà mi kò ń dùn. Ní ìgbà yẹn ni màá mọ̀ pé gbogbo nǹkan tí mo ń rà ó yẹ kó wà ní àyíká mi. Bẹ́ẹ̀ni mo máa ń lọ sí ọ̀dọ̀ woman kan tán máa ń pè ní Ìyá Bàṣírá. Ìyá Bàṣírá yẹn ní oúnjẹ tó dùn, tó n'ípanlára. Ibẹ̀ yẹn ni mo máa ń lọ tí mo máa ń ra gbogbo nǹkan.

Bẹ́ẹ̀ni, mo máa ń lé ẹ̀rọ ìdákẹ́jẹ torí pé ó jẹ́ nǹkan tí mo ń lò gangan bá ti mo fi ń ṣiṣẹ́. Iṣẹ́ ní ǹkan oríṣiríṣi tí a máa ń lò. Ìgbà mí ọwọ́, ìgbà mí ẹsẹ̀. Iṣẹ́ tèmi ó jẹ́ èyí tí tèmi tó yẹ kí máa lo ẹ̀rọ ìdákẹ́jẹ. Ìdákẹ́jẹ yìí jẹ́ ǹkan tó máa ń gún ǹkan sínú ara. A máa tètè máa lò ó torí pé ó ní ǹkan tó ń ṣe fún ara, tó ní ǹkan tí ó ń ṣe fún wa.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìrànwọ́ àkọ́kọ́ torí pé tí bá tí rí ẹ̀yàn tí ó ní nǹkan tó yẹ kó ṣe tó ò dẹ́ rìí ṣe dáadáa, ara mi máa ń ni mí. Mo máa ń ní pé gbogbo nǹkan tó yẹ kí n ṣe ni ènìyàn ò dẹ́ ṣe. Mo máa ń fi gbogbo nǹkan tó yẹ kí n ṣe lẹ̀, màá lọ bá ènìyàn, màá kọ́kọ́ ràn án lọ́wọ́ kí n tó ṣe tẹ̀tè mi. Torí mo mọ̀ pé tí bá ti ń ṣe tìtè mi, mo ti mọ̀ ǹkan tí mò ń ṣe, òun ò dẹ̀ mọ̀ ǹkan tó ń ṣe. Torí tí bá ti máa padà wá sí tìtì tẹ̀tè mi, màá ṣe tìtè mi kíákíá torí pé mo ti rí nǹkan tó ní mí lára pé ènìyàn ò ṣe nǹkan tó yẹ kó ṣe. Tí ènìyen bá ti wá ṣe nǹkan tó yẹ kó ṣe, màá tètè parí nǹkan tẹ̀mi ṣe.

Èmi ní oríṣiríṣi ọ̀nà tí èmi máa ń dáàbò bo ayé ìkọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì torí pé àboboo jẹ́ si nǹkan tó ṣe pàtàkì. Gbogbo ǹkan ní oo gbọdọ̀ fi sórí ibi Íńtánẹ́ẹ̀tì. Tó bá ti fi gbogbo ẹ̀ síbẹ̀, àwọn olè àwọn adigun jalè á máa wá ẹ kiri. Ti won bá dẹ̀ wá ẹ kiri, wọ́n lè pa ẹ, wọ́n lè mú ǹkan rẹ torí pé wọ́n ti rí gbogbo ǹkan tó yẹ ki wọn rí lórí Íńtánẹ́ẹ̀tì, wọ́n ti rí ibi tó wà lórí Íńtánẹ́ẹ̀tì. Ó ṣe kókó pé kó tó bá ti fẹ́ dáàbò bo ara ẹ, kó má fi gbogbo ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Gbogbo ǹkan tó bá ti fẹ́ ṣe kó fií lẹ̀ lórí ibẹ̀ kó má fi í lẹ̀. Gbogbo, gbogbo ǹkan tó yẹ kó ṣe, lock gbogbo account ẹ, ti gbogbo account ẹ. Má jẹ́ kí wọ́n, wọ́n mọ pé ǹkan tó ń ṣẹlẹ̀ ní ibi tó wà nì yẹn. Tó bá dẹ̀ fẹ́ ṣe ǹkan ní ibi tó wà, kúrò ní ibi tó wà kó tó fi gbogbo picture, kó fi gbogbo video sí orí Íńtánẹ́ẹ̀tì. Ni èmi se máa ń dáàbò bo ara mi lórí Íńtánẹ́ẹ̀tì.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa owó pọ̀ torí pé tí n bá pa owó pamọ́, bá ni máa ṣe ní ìlérò láti lo owó mi tí nǹkan bá ti ṣẹlẹ̀ àbí tí nǹkan bá ti wà ní pé mo need owó. Tí n bá ti ń pa owó pamọ́, mo máa ń fi gbogbo nǹkan tó yẹ kí n fi lẹ̀ ní ọ̀sẹ̀ẹ̀sẹ̀. Òṣẹ̀ẹ̀sẹ̀ yẹn ni mo máa ń tọ́jú owó tí wọ́n bá ti fún mi ní owó ní ibi iṣẹ́. Láti ibi iṣẹ́ yẹn, màá ti tọ́jú oríṣìíríṣìí owó tó yẹ kí n lò àti èyí tí ẹ kí n gbé pamọ́ bí ẹni tó yẹ kó fi owó pamọ́. Tí ó bá ti dọdún tó wá ti tán, gbogbo owó tí mo ti fi pamọ́, màá mú, màá fi ra nǹkan gidi sí ilé té mi máa ma rí, té mi máa ma mọ̀ nǹkan pé mo fowó pamọ́. Eré, eré owó pamọ́ tí mo fi lẹ̀ ní eléyìí o.

Bẹ́ẹ̀ni, mo máa rí dájú pé ọjà mi dára torí pé tí ọjà mi bá dára, báwo ni àwọn oníbàárà mi ṣe máa wá padà? Báwo ni màá ṣe rówó tí màá fi gbé ilé iṣẹ́ mi ga? Torí pé tí ọjà o bá dára, orúkọ mi a máa bàjẹ́. Tí orúkọ bá dé bàjẹ́, ó máa jẹ́ wí pé gbogbo iṣẹ́ mi ó ti dàànù Mo máa ń jẹ́ kí ọjà mi dára bí i pé kí n lọ wo ibi tí wọ́n ti ń ṣe, ibi tí wọ́n ti ń ṣe àti ẹni tí ó ń ṣe àti bá òní gbogbo nǹkan tó lò ṣó ṣe dáadáa, ṣó peyẹ̀ se gbogbo ẹ lọ dédé. Tí eyan báwa ń yẹ̀wò, yẹ̀wò, yẹ̀wò gbogbo nǹkan tí èèyàn bá ṣe, a dára, ọjà rẹ á dára. Tí àwọn oníbàárà ẹ náà tó bá ti mọ̀ pé òun ń ṣiṣẹ́ kárakára sí ọjà rẹ̀ kí ó lè dára, a mọ̀ pé nǹkan tó fẹ́ rà nǹkan gidi ni.

Tí mo bá wà nínú ìlà tí mo fẹ́ bá ra nǹkan àbí mo dúró dè nǹkan àbí mo fẹ́ ṣe interview àbí mo fẹ́ rí oníbàárà, nǹkan tí mo máa ń ṣe ni mo máa ń tẹ fóònù àbí kí mo máa ka nǹkan tí mo fẹ́ lọ rà àbí nǹkan tí mo wà nínú ìlà fún. Nítorí pé tí bá ti mọ̀ pé mo fẹ́ lọ sí ibi iṣẹ́ ẹwọ̀n, mo wá iṣẹ́ tí mo wà nínú ìlà, mo máa ń jẹ́ wípé mo máa ń ka gbogbo nǹkan tó yẹ kí ń kà ní orí ibi iṣẹ́ yẹn. Tí mo bá ti mọ iṣẹ́ yẹn dáadáa, tí mo bá mọ̀ pé iṣẹ́ yìí wọ́n ṣe lé wọ́n ṣe tohun. Tí bá ti dé ibi tí wọ́n máa ti interview mi, mo máa mọ̀ pé mo máa sọ̀rọ̀ dáadáa. Tàbí tí mo dúró tí pé mo fẹ́ lọ ra coffee, ọ̀nà dẹ̀ jìn, gbogbo èèyàn dẹ̀ ń dúró, màá mọ̀ pé mo máa tẹ fóònù, mo máa ṣe nǹkan tó yẹ kí ń ṣe kí n tó mọ̀ pé nǹkan coffee mi ó ti ready.

Ó ti pẹ́ díẹ̀ te mi ti lọ rí dókítà torí pé tí bá ti ṣàásùn, tí bá ti ṣàárẹ̀ ni mo máa n lọ sọ́dọ̀ dókítà. Ọ́dọ̀ dókítà jẹ́ ibi tíi i fẹ́ràn rárárara torí pé ó máa ń rùn sí mi. Tí n bá dẹ̀rùn sí mi, ó máa jẹ́ pé kí máa bì. Ìgbà tí mo lọ sọ́dọ̀ dókítà ni oṣù márùn-ún kẹ́yìn torí pé mo ní nkanlàrà, mo gbudọ̀ lọ yẹ̀ ẹ́ wò. Gbogbo inú mi ní ẹ̀gbẹ́ kejì, ní ẹ̀gbẹ́ ọ̀tún mi ń dùn mí. Ìgbà tó n wá dùn mí ni mo lọ sọ́dọ̀ dókítà. Ìgbà tí mo dodọ̀ dókítà, wọ́n kọ́ ni pé kí máa mú omi sí. Tí bá ti momi sí pé gbogbo nǹkan tó ń ṣe kídirin á wà ókè. Ìgbà yẹn na ni mo ti n momi sí. Ìgbà yẹn ni mo ti dọ́dọ̀ dókítà làst torí pé òògùn tón fún mi àti gbogbo nǹkan tó sọ fún mi pé kí máa ṣe ni mò ń ṣe. Ó dẹ̀ ń dára pé ara mi ti ya dáadáa láti ìsìn.

Bẹ́ẹ̀ni, mo ní ọgbà. Oríṣiríṣi nǹkan ni mó máa ń dà ní ọgbà mi. Mo máa ń dáko, ibi tí mo ti máa ń sin ẹran náà tí àwọn mọ̀lẹ́bí mi ní, ó wà bẹ́ẹ̀. Ibi tí mo máa ti ń ṣe oríṣiríṣi tí mo máa ti ń gùn kẹ̀kẹ́ dé ibi tí ọkọ̀ mi náà wà, ibi tan ti gbà o wà ní ọgbà mi. Ọgbà yìí jẹ́ ibi tí mo máa ń dáko, mo máa ń gbin tòmátò, mo máa ń gbin iṣu, mo máa ń gbin pẹnápù. Oríṣiríṣi ló wà ní ọgbà mi. Ọgbà mi jẹ́ ibi tí èmi gan-an níwulò tí mo ní fẹ́ràn torí pé ó ní gbogbo nǹkan. Mo tún máa ń gbin nǹkan tí wọ́n pè ní flower. Flower yìí jẹ́ nǹkan tí mo ní pẹ̀lú pẹ̀lú tí mo nífẹ̀ẹ́ torí pé ó máa ń rùn dáadáa sí ibi ọgbà mi. Tí n bá ti wọ inú ọgbà mi báyìí, á máa rùn flower.

Oríṣìíríṣìí ǹkan ló wà ní àpò ọwọ́ mi o. Àpò ọwọ́ mi ní ǹkan tí wọ́n ń pè ní sanitizer, ó ní ǹkan tó ń tọ si ètè tó ń pè ní lip gloss, ó ní ǹkan tí mo máa ń jẹ chewing gum, gum wà nínú báàgì mi. Ǹkan ìwọ̀sùwòṣù bí biscuit, chocolate máa ń wà nínú báàgì mi. Ǹkan tí mo máa ń lo compúter láti laptop mi tí mo máa ń lò ó wà nínú báàgì mi. Ǹkan tí mo fi ń ṣe WiFi o wà nú báàgì mi. Gbogbo ǹkan àti fáìlì iṣẹ́ náà wà nú báàgì mi. Mo tún lọ àwọn báàgì mii tí kò ṣe pé mo lò ó fún ibi iṣẹ́. Èyí tí wọ́n máa ń gbé síta ó ní ǹkan tí wọ́n ń pè ní mint, tí a bá ti jáde kí ẹnu máa ma rùn, mo máa ń la. Ǹkan tó ń pè ní gum ó wà nínú báàgì mi náà àti gbogbo ǹkan oríṣìíríṣìí tí mo lè jẹ ní ọ̀nà ó wà nínú báàgì mi. Èyí tó máa ń ní pé mo tún ní ní charger, charger mi máa ń wà nínú báàgì mi torí pé fóònù mi o gbọdọ̀ kú táa bá wà ń tà. Èyí tó bá wà nínú báàgì mi náà oríṣìíríṣìí náà bí picture àwòrán mi tí màá lọ sọnù oóòó ǹkan tí mo máa ń fi mọ ibi tí mo wà ó wà. Power bank náà wà.

Èmi jẹ́ ẹni tí ó ga jù, ṣùgbọ́n mi ò kúrú jù. Ẹ̀, ǹkan tó jẹ́ ní pé mo ga tó ìníṣìn marun mẹ́ta ní sẹ́ńtímítà. Mẹ́ta ní sẹ́ńtímítà yẹn pẹ̀lú ìníṣìn marun jẹ́ wípé mo kúrú bọ̀ ṣùgbọ́n mi ò kúrú tó yẹn. Iye jẹ́ wípé àwọn mọ̀lẹ́bí mi, àwọn bàbá mi àti ìyá mi jẹ́ àwọn èèyàn tó fi bẹ́ẹ̀ kúrú, ṣùgbọ́n èmi ò kúrú tó yẹn. Ó wa jẹ́ wípé ìníṣìn marun, sẹ́ńtímítà mẹ́ta lẹ́mi kúrú tí mo fi bẹ́ẹ̀ ga.

Bẹ́ẹ̀ni, èmi jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ aṣọ ìbora gan torí pé tí n bá f’aṣọ ìbora sùn, ó máa ń jẹ́ wípé kí ló ṣẹlẹ̀ sí mi, òtútù a máa gbé mi. Ìgbà míì gan tí òtútù bá wà tí ó yẹ kí n bora àbí tí ooru bá wà tí ò yẹ kí n bora, màá máa bora torí pé mo nífẹ̀ẹ́ lùú kí n máa lo aṣọ ìbora. Tí ooru bá mú gan, màá sì f’aṣọ bora. Ó ti jẹ́ ǹkan tó mọ́ mi lára, mo ti ríi pé gbogbo ǹkan mo gbúdọ̀ fi aṣọ bora. Ìgbà míì gàn mo máa mọ ǹkan tó ń pè ní sọ́ọ̀ksì, tí n bá ti wọ socks, màá tún fa aṣọ bora. Ó jẹ́ wípé èmi ni mi ò fi bẹ́ẹ̀ láìkì òtútù, miì ní ifẹran òtútù, ẹni tí mo jẹ́ nìyẹn.

Àjọ̀dún Kérésìmesì ni mo fẹ́ràn jù torí pé ó jẹ́ ìgbà tí wọ́n bí Jésù, ìgbà tí a máa ń jẹun, ìgbà tá a máa ń wà pẹ̀lú àwọn ọ̀rẹ́, àwọn ta nífẹ̀ẹ́ jù, ìgbà yẹn ni a máa rí gbogbo iná, àwọn èèyàn máa jáde gbogbo akọrin wa tó yẹ kó kọrin, wọ́n máa ṣe gbogbo patí tó yẹ kó ṣe. Ó máa ń jẹ́ wípé àwọn tó wà níbi iṣẹ́ kan wọ́n máa fi wá lẹ̀ bí ọ̀sẹ̀ méjì kí ọdún tó parí, a máa ní nǹkan tó pé ní long break. Tó bá ti di ìgbà yẹn ni gbogbo èèyàn máa ṣe nǹkan tó bá wu wọ́n, inú wọn máa ń dùn, tí ara wọn máa ń dára ya torí pé ìjọ ọdún tó bí kìrìsìtẹ́nì ni, àní ìjọ ọdún tá gbogbo wa máa ń gbádùn ta máa ní ìsinmi pé à ń ṣe àjọyọ̀ pé ọdún tuntun náà à ń wọ̀.

Mo fẹ́ràn iṣu àti ẹyin díndín. Nígbà yẹn tí mo máa fẹ́ràn iṣu àti ẹyin díndín láti kékeré ni mummy mi àti ìyá mi wọ́n ti fi toná mi pé bí mo ṣe máa ṣe le lé e Ati ìgbà yẹn ni mo ti mọ bí ṣe ń ṣe torí pé mo gbádùn èyí tí ìyá mi máa ń fún mi gangan àti bo ṣe máa ń ṣe. Igbà tí wọ́n ti kọ́ mi yẹn pé màá dáná, màá fi gbogbo iṣu yẹn sí orí iná, tí bá ti fi sí, tó bá ti rọ̀ dáadáa, màá yọ kúrò. Tí wọ́n bá ti yọ kúrò, màá wá mú ẹyin, ata, rodo, gbogbo nǹkan tí mo ní ẹ̀ro àti gbogbo nǹkan tí mo yẹ kí n fi dáná, màá wá fi gbogbo ẹ̀ sínú ẹyin yẹn, màá ròpọ̀, mo wá ṣe ẹyin ata díndín. Tí bá ti ṣe ẹyin ata díndín àti iṣu yẹn, ó ti jinná nìyẹn. Bẹ́ẹ̀ni, mo mọ bo ṣe ń ṣe oúnjẹ tí mo fẹ́ràn jù dáadáa.

Ìrìn òkè jẹ́ ǹkan tó máa ń mú ara dáya, ṣùgbọ́n mi ò nífẹẹ kí n máa rìn ìrìn òkè torí pé ó máa ń jẹ́ kí ẹ̀mí mi àti gbogbo bímọṣẹ́ máa ń mí máa ń pọ̀ ju ẹkó ṣe lọ. Ìgbà mìíràn wọn sọ pé àwọn èèyàn ní ǹkan tó yẹ kó ṣe àti ǹkan tó yẹ kó ṣe. Sọ rí èmi, oo máa ń ṣe mi pé kí n má rìn ìrìn òkè, wọ́n dẹ̀ sọ fún mi kí èmi má ri rìn òkè. Nígbà yẹn ni mò kí ń ri rìn òkè. Mi ò nífẹẹ sí kí ma máa rìn òkè ṣùgbọ́n mo máa ń rí àwọn èèyàn tó máa ń rìn. Mo dẹ̀ máa nífẹẹ sí torí pé ó jẹ́ ǹkan tó máa ń mú ara dáya.

Tó bá jẹ́ mo ti ṣe nǹkan tó pá mi lára, tó bá ṣe nǹkan tí ó bá mú ẹ̀mí mi tó bá ṣe gbìgbìgbìgbì nígbà yẹn ni orí máa ń fọ́n mi. Àbí tí pé mo ti ronú ju nǹkan tí o ye ki rọ̀ lọ, àbí kí se ko má lè kó má jẹ́ pé ó ní gbogbo tó yẹ kó ní ní orí máa ń fọ́n mi. Àbí mo ti ṣe nǹkan tí oye kì ṣe, àbí mi ò sùn dáadáa ni orí máa ń fọ́n mi. Ó wá ń jẹ́ nǹkan tí ò dára rárá torí ó dá kí eyan yẹ ara rẹ̀ ò. Tí orí báa ń fọ́ yan tó yẹn bá pọ̀, tó yẹn máa ń kọjá lọ, tó máa ń lọ, tó bá lọ sí dókítà, dókítà, dókítà ní gbogbo ìgbà torí pé orí ń fọ́n òun. Ó yẹ kí ẹ̀yàn ṣẹ́ẹ̀kì gbogbo orí ẹ̀yán dáadáa ní hospital, kó ṣe gbogbo test fún mọ̀ bóyá orí fífọ̀n yẹn kò ń ṣe nǹkan mi. Ṣùgbọ́n orí ò kí ń fọ́n mi o. Tí n bá ti ṣe nǹkan tó ju ẹ̀mí mi lọ, tó ju gbogbo agbára mi lọ ni orí máa ń fọ́n mi. Ìgbà mi tí n bá sùn dáadáa ni orí máa ń fọ́ mi.

Bẹ́ẹ̀ni, mo ní oríṣiríṣi ìfapásara torí pé ó máa ń jẹ́ kí ara mi rọ́, ó máa ń jẹ́ kí ara mi ṣe dáadáa, ó máa ń jẹ́ kí ara mi dán rége. Tí mo bá lọ ibi iṣẹ́, àwọn èèyàn máa sọ pé kíni mo lọ sára, tí bá ti wọ aṣọ pé gbogbo ara mi kan n dán. Kò ṣe pé ó dàbí pé mi ò wẹ̀ àbí ó dàbí pé mi fi nǹkan para. Tí bá ti wá lo gbogbo òrí, nǹkan tí mo ń lò nìyẹn àti gbogbo skincare, nǹkan tó ń pè ní skincare, tó ń pè ní body lotion. Máa ti lo gbogbo epo, tí bá fi pa gbogbo epo tí bá fi ṣe ara mi, bá ara mi a máa dán. Mo ní èyí tí wọ́n máa ń lò náà, wọ́n máa ń pè ní òróró, òróró coconut ni mo máa ń lò. Ara mi a máa rùn dáadáa, a máa ní gbogbo nǹkan tó yẹ kó ní ni mo máa ń lò. Mo máa ń nílò àfipára dáadáa torí ó ní ìwúlò fún tàrà tèmi ní gbogbo ara mi ṣe rọ, ní gbogbo ara mi ṣe ń dán torí pé mo máa ń lo ìfaparasára.

Èmi jẹ́ ẹni tí mo máa ń fún èèyàn lówó, àwọn ọ̀rẹ́ mi náà wá jẹ́ ẹni tó máa ń fún èmi lówó. Tí n bá ti lówó, tó bá jẹ́ wípé àwọn ọ̀rẹ́ mi, mo sọ fún wọn pé, "à, èrin ayọ̀ wà o, mo ti gbowó o." Mo máa ń fún wọn ní nǹkan bẹ́ẹ̀. Tàwọn náà bá ti gbo eṣi ayọ̀ àbí tón bá ti tajà dáadáa àbí wọ́n gba nǹkan tó pè ní commission lára ibi iṣẹ́ wọn, wọ́n máa ń pe mi pé wọ́n ṣe léyi. Àjọ̀dún ni torí pé nǹkan dídùn ni, ohun, ohun dídùn ni. A máa ń round gbogbo ara wa báyìí, a máa ń fúnra wa. Ba ṣe máa ń pín owó nìyẹn, kò n ṣe pé èèyàn mú ọwọ́ sára. Àwọn mi wọ́n ṣe bípé wọ́n máa ń mú ọwọ́ sí abẹ́ ṣòkòtò wọn, wọ́n ò ní dówó lẹ̀, wọ́n ò ní mú owó lẹ̀. Àwọn ọ̀rẹ́ mi jẹ́ àwọn èèyàn tó máa ń fún èèyàn lówó, èmi náà wá jẹ́ àwọn èèyàn tó máa ń fún èèyàn lówó. Ni Ọlọ́run ṣe pawá mọ bí ọ̀rẹ́, a sẹ́ pàdé ara wa torí pé a nífẹ̀ẹ́ ara wa, a dẹ̀ máa ń tọ́jú ara wa dáadáa. Ó jẹ́ nǹkan tí mo nífẹ̀ẹ́ jù ní àwọn àárín ọ̀rẹ́ mi, àwọn ọ̀rẹ́ mi náà nífẹ̀ẹ́ èmi.

Ibi ìsinmi etí-òkun ni mo má ti ń nísinmi, ibẹ̀ yẹn ni mo máa ń gbádùn ara mi, ibẹ̀ ni mo máa ń lọ tí ń bá fẹ́ nísinmi. Tí mo bá ti gba leave ibi ìdárayá lọ́wọ́ àwọn ibi iṣẹ́ mi, ibẹ̀ ni mo máa ń lọ bí ọjọ́ mẹ́ta sí ọjọ́ mẹ́rin torí pé ó máa ń jẹ́ wípé atẹ́gùn máa ń fẹ́, atẹ́gùn ti àlàáfíà. Kò ń ṣe pé atẹ́gùn pé gbogbo jàgìdìjágídí, gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ayé wà ńbẹ̀. Ó máa ń jẹ́ wípé gbogbo nnkan ní mo nífẹ̀ẹ́ jù ni ibi eti òòsà, mo máa ń gba ibi ilé wọn síbẹ̀. Tí mo bá gba ilé wọn ní ọjọ́ mẹ́ta àbí ojó mẹ́rin, màá máa sùn, màá máa jí, màá máa nísinmi, màá máa kàwé. Kò ń ṣe pé mò ń ṣiṣẹ́, kò ń ṣe pé ẹni kan ń pè mi. Áá kàn jẹ́ èmi nìkan àti òkun àti Ọ̀sà, kí n máa rí wọn, k'áwọn náà máa rí mi. Kí n máa rí atẹ́gùn àlàáfíà gbà ní ibikíbi tí mo wà níbi etí-òkun. Bí mo ṣe máa ń ní ìsinmi nìyẹn o.

Rárá o, mo jẹ́ ẹni tí ò tí lọ kọ́ torí pé mo ti ń wá ọkọ, ọkọ ti wà torí pé ọkọ tí mo fẹ́ fẹ́, ó gbọdọ̀ ní àwọn oríṣiríṣi nǹkan tí èmi fẹ́ nílò nínú ẹni, ẹni ọ̀yẹn torí pé ẹni ọ̀n, mo máa ń wo oríṣiríṣi nǹkan bí ó ṣe ń sọ̀rọ̀, bí ó ṣe ń wùwà, báwo ló ṣe ń ṣe sí àwọn èèyàn, kinní iṣẹ́ tó ń ṣe, gbogbo nǹkan tó lérò pé ọmọ á dì ní ọdún karùn-ún, ọdún mẹ́wàá láti ìsín dé ibí bíi. Ṣé o fẹ́ bímo ní márùn-ún? Ṣé o fẹ́ bímo ní mẹ́fà? Mélòó lo fẹ́ bí? Oríṣiríṣi ibẹ̀re ni mo ní fún ẹni tí mo fẹ́ fẹ́. Mi ò dẹ́ti ri ẹni tó yẹ kó fẹ́ torí pé ìgbà tí mo bá yan sọ̀rọ̀ ní ìgbà tí tú oṣù méjì sẹ́yìn, ẹni yẹn sọ pé òun ò lè wọ eléyi, òun ò lè wọ eléyi, mi ò lè bá àwọn irú bá yẹn gbé bí ọkọ? Torí pé ọkọ àti ìyàwó a gbudọ̀ bá ara gbé títí dalẹ́. Tí to bá fẹ́ mi nsin to bá wọ eleyi tí n bá wọ eléyi, ta bá ti lọ lọ́mọ pé ò lè wọ eleyi tí ọmọ ẹ bá sọ pé kò wọ eleyi, mi ò fẹ́ gbogbo àwọn kíní yen. Ní ìgbà yẹn ni mo máa rò pé eleyi mi ò lè fẹ́. Oríṣiríṣi nǹkan ni mo fẹ́ fi fọ ọkọ. Ní ìgbà yìí ni mi ò ṣe tí ì fẹ́ ọkọ, ṣùgbọ́n mo fẹ́ ní ọkọ, mò ń wọ ọkọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń rìnrìn-ìsìn mi torí pé ó jẹ́ nǹkan tí mo máa ń ṣe tó máa ń mú ara mi dáya, tó máa ń mú gbogbo nǹkan tí mò ń rò tó bá ti jẹ́ pé ó ki si mi láyà pé kó máa kúrò ní gbogbo àyà mi. Mo máa ń rìnrìn àlàáfíà yìí torí pé ó jẹ́ nǹkan, nǹkan tí mo ń ṣe láti kékeré. Ìgbà tí nǹkan máa ń bí nínú, mo máa ń kúrò nílé kí lo jókòó síbi kan tàbí kí n rìn díẹ̀. Tí mo bá ti rìn díẹ̀, màá ma wò nǹkan tó rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ kí mo mọ̀ pé bí mo ṣe máa fẹ́ ní gbogbo solution sí nǹkan tó ń ṣẹlẹ̀ ni mo máa fi ń rìn. Irìn àlàáfíà jẹ́ nǹkan tí mo máa ń mú dání. Ó máa ń dùn mí torí pé tí bá wà níṣẹ́, mi ò ní lè rìn ṣùgbọ́n tí bá ti wà nílé, ilé, màá rìn. Tí nǹkan bá ṣẹlẹ̀ tàbí gbogbo nǹkan o di si mi láyà ni mo máa ń rìn àwọn ìrìn yìí lẹ́ẹ̀kọ̀kan.

Bẹ́ẹ̀ni, mo ní ìforúkọ mi sí ilé ìdárayá torí pé íbẹ́ẹ̀ ni mo máa ń lọ tí bá ti parí iṣẹ́. Tí a bá ti parí iṣẹ́ ní wákàtí márùn-ún ní ọ̀sán ní ìrọ̀lẹ́, mo máa ń kúrò níbẹ̀. Tí bá ti ń bọ̀ láti ibi iṣẹ́ lọ sílé, màá mú gbogbo ǹkan tí mo ti mú láti ibi iṣẹ́, màá gbé lọlé. Tí bá ti kúrò ní ilé, màá wá lọ sí ibi ìdárayá. Tí bá ti lọ sí ibi ìdárayá, màá wá ṣe gbogbo ǹkan tó yẹ kí ń ṣe. Oríṣiríṣi ohun màá ń gbé ń bẹ. Mo máa ń gbé dumbbell tó jọmọ ẹyí tí ó yẹ kí ń gbé. Mo máa ń jókòó, wọ́n ń pè mí bench crutch. Ìgbà mí mo máa ń ṣe sit up, ìgbà mí mo máa ń ṣe àwọn pilates. Oríṣiríṣi ohun mo máa ń ṣe ní ibi ìdárayá mi. Bẹ́ẹ̀ni, mo ní orúkọ mi sí ilé ìdárayá.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu àwọn ẹ̀rọ ìlara. Ó jẹ́ nǹkan tí mo máa ń mu láti tí n bá fẹ́ jẹun láárọ̀. Ǹkan kí nǹkan tí mo bá n ṣe, tí n bá ti jí, tí n bá ti ṣe gbogbo ẹ́ tí mo ti wẹ̀, tí mo fẹ́ máa lọ ibi iṣẹ́, kí n tó jẹun, mo máa n tètè mu. Mo tun ní ẹ̀yí tí mo máa lò tí n bá ti jẹun tán. Àwọn méjèèjì yẹn ni mo máa ń lò ní, ní gbogbo ìgbà. Ó jẹ́ nǹkan tí mo lò lójoojú ọjọ́. Tí n bá ti lò àwọn kiní yẹn, ó máa je wípé kí mi kí n rí iṣẹ́ yẹn ṣe dáadáa. Ǹkan tón pè ní iron wá n nu ǹkan tí mo máa ń lò. Iron yẹn jẹ́ wípé ó máa jẹ́ kí orí mi o ja, fafa. Màá máa ṣe pá, pá, pa, pá dáadáa. Tí n bá ti ń ṣiṣẹ́ dáadáa, dáadáa, ọpọlọ mí á máa pín ni. Tí ọpọlọ bá pín yẹn, mo ṣe iṣẹ́ yẹn náà dáadáa. Àwọn nǹkan tí mo máa ń lò ni vitamins naa, magnesium wà. Oríṣiríṣi ohun mo máa ń lò torí pé ó jẹ́ kí ilẹ̀ ara mi ò dáyaga.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Íńtánẹ́ẹ̀tì jẹ́ ibi tó tóbi pé o lè ní gbogbo nǹkan, o lè ní ọgbọ́n tó bá fẹ́ ní ní orí Íńtánẹ́ẹ̀tì. Íńtánẹ́ẹ̀tì jẹ́ nǹkan tó ní gbogbo nǹkan, ó ní Google, ó ní AI. Oríṣiríṣi tó bá fẹ́ kọ láti ibi tóo wà ló máa kọ́ gbogbo ẹ̀. Ká ní pé mo wà ní ibi ìlú mi, mo lè kọ́ nǹkan tó wà ní ìlú mi. Ká ní pé mo fẹ́ mọ àwọn èdè ìlú míì, mo lè kọ ìlú mi torí pé ó easy lórí Íńtánẹ́ẹ̀tì yẹn, ó wà, ó lẹ́rọ̀ láti kọ́ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Gbogbo nǹkan ni mo máa ń kọ́, mo máa ń kọ́ oríṣiríṣi èdè gẹ̀ẹ́sì, èdè french, oríṣiríṣi èdè mo máa ń kọ́ lórí Íńtánẹ́ẹ̀tì. Tí n bá ti fẹ́ ṣe nǹkan tó bá dàwí pé mi ò mọ nǹkan yẹn ṣe, tí n bá lọ s'órí Íńtánẹ́ẹ̀tì mo máa ń ríi pé ẹnì yẹn ti fi gbogbo solution tí mo nílò fún kíníyẹn kí gbogbo ẹ̀ lè l'ẹ́rọ̀.

Bẹ́ẹ̀ni, mo ní ìgbàgbọ́ nínú àtọwọ́dọ̀wọ́ torí pé ìgbà mí tí nǹkan ò bá lọ déédéé, tí a fi gbogbo ẹ̀rọ tí àwọn ẹlẹ́gẹ̀sẹ̀ ń ṣe, tí ó bá dáru pé kò sí ẹ̀rọ nínú gbogbo nǹkan tó ń ṣe, a máa ṣe ti àtọwọ́dọ̀wọ́. Torí pé àtọwọ́dọ̀wọ́ nìgbà mí ó máa ń lo nǹkan ìbílẹ̀, ó máa ń lo nǹkan tí ó wà ní ayé ta wà yìí, nǹkan gbígbì, nǹkan tá a mọ̀ pé ó lè jẹ́ wípé gbogbo nǹkan tó fà sí ài lára báyìí, ohun kan tó bá ṣẹlẹ̀, a máa dáwọ́ lé, a máa yọrí sí rẹ̀ torí pé àtọwọ́dọ̀wọ́ ti pé gbogbo nǹkan, ó ti pé gbogbo ayé, ó ti pé gbogbo ọ̀mọ̀, ó ti pé gbogbo ọrùn papọ̀. Ó wa jé wípé gbogbo e àwa ṣiṣẹ́ fún ẹ̀, bí òse yẹ kí ṣiṣẹ́. Bẹ́ẹ̀ ni o, mo nífẹ̀ẹ́ àwọn àtọwọ́dọ̀wọ́, mo máa ń lo wọ́n dáadáa torí pé mo mọ̀ pé tí àwọn èdè gẹ̀ẹ́sì tí ó bá ṣe nǹkan tí ó yẹ kó ṣe, àtọwọ́dọ̀wọ́ máa tú. Tí gbogbo nǹkan tí ò bá lọ dédé, àtọwọ́dọ̀wọ́ máa tú.

Oríṣìíríṣìí là má lò tó má jẹ́ kí iṣẹ́ tòrò. Tí pé táa bá ti lọ ibi iṣẹ́, gbogbo ẹ̀ à má lọ dédé. A dàbí pé gbogbo ǹkan ta n ṣe ó ní gbogbo ẹ̀ tó yẹ kó ṣe. Ikan ni ń jẹ́ planner àbí calendar. Gbogbo ǹkan tó yẹ kó mọ̀, gbogbo ọjọ́ tó ní meeting wà, ọjọ́ tó yẹ kó bá àwọn oníbàárà sọ̀rọ̀, ìgbà tó yẹ kó ṣe gbogbo ǹkan, planner àti calendar yìí máa jẹ́ kó mọ̀ gbogbo ẹ̀. A tún ní timer, èyí yẹn á sọ fún ẹ ìgbà wo ni meeting, ìgbà wo ni elé, ìgbà wo ni towun. Ó máa fún ẹ ní ìgbà wo gangan íṣẹ́ ju wákàtí tó yẹ kó dìde, tó yẹ kó jókòó. A tún ní spreadsheet, ìyẹn jẹ́ wípé gbogbo ǹkan táa bá fẹ́ ṣe ó wà nínú fáìlì. Ìyẹn máa kọ́kọ́ mọ̀ bó ṣe máa lò fún oríṣìíríṣìí èèyàn. Nǹkan tó ń pè ní spreadsheet yìí máa ṣe. A tún ní ohun kan tó ń pè ní desk organizer. Desk organizer yìí gbogbo ǹkan tó fẹ́ ṣe ó ti bá è ṣe lẹ̀, a ti fi gbogbo ẹ̀ lẹ̀ síbẹ̀. Ó dá kí ọ máa ní àwọn kìnnìyì torí pé tí ẹni bá fẹ́ bá ilé ìbéèrè kàn ṣe pé gbogbo ǹkan dàrú sórí desk rẹ̀. Oríṣìíríṣìí wà, àwọn mélòó tí mo ti sọ pé virtual assistant náà wà, ọ̀yẹn ni o máa help gbogbo. Gbogbo noise cancelling headphone tó máa fi concentrate níbi iṣẹ́. Àwọn kéékèèké yìí là máa jọ. Ó tún pọ̀ táa má lò, bọ àwọn kéékèèké yìí ni mo máa ń lò.

Wákàtí mẹ́sàn ni mo máa ń lò ní bi iṣẹ́. Ìgbà mí tí bá ṣe iṣẹ́ níta, ká ní pé wọ́n ń pè ní out on the job, tá bá ti ṣe níta, a máa ń gba beyẹ́n lọ sí ilé, ìgbà mí a máa lọ sí ibi iṣẹ́ padà, áa gba beyẹ́n lọlé. Ìgbà mí ta bá dúró sí ibi iṣẹ́, a máa ń gba wọ iṣẹ́ láti wákàtí mẹ́jọ títí di wákàtí márùn ún. Àárọ̀ tó bá ti di àárọ̀ ní ìrọ̀lẹ́, a máa kúrò ní ibi iṣẹ́, ìgbà yẹn ni a máa padà lọlé. Láti àárọ̀ méje títí di wákàtí márùn ún ní ìrọ̀lẹ́, ìgbà yẹn la máa mọ̀ pé a ti parí lọ sí ibi iṣẹ́. Ká bá di gbogbo ẹ̀pọ̀, ó di mẹ́sàn-án. Wákàtí mẹ́sàn-án gbére ni mo máa ń lò ní ibi iṣẹ́ tí mò ń ṣiṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn etí òkun torí pé àlàáfíà máa wà n bẹ̀. Ó má n jọ wí pé kò sí ìrònú, kò sí ìríra tó wà ní ayé. Tí a bá ti wà ní ibi etí òkun, atẹ́gùn máa ń fẹ́ fẹ́rẹ́fẹ́rẹ́, àwọn ẹṣin náà máa n wà níbẹ̀. Ìgbà mí àwọn ọmọ a máa ṣeré, gbogbo ǹkan a máa dà wí pé kò sí ìrònú kankan ní ilẹ̀ ayé. Ìgbà mí ó máa n jẹ́ wí pé kí n ní ìsinmi tí n bá ti lọ sí etí òkun. Ìgbà mí ẹ̀yàn gbọdọ̀ ṣọ́ra tí eyan bá wà níbi etí òkun. Ìgbà tí mo wà n kékeré nǹkan ìjàmbá kan tí ṣẹlẹ̀ rí pé omi yẹn fẹ́ gbé mi lọ, ìgbà yẹn ni mo ti kọ́kọ́ bẹ̀rẹ̀ etí òkun. Mo bẹ̀rù ú tẹ́lẹ̀, ṣùgbọ́n ó ti pẹ́ bí ọdún mẹ́ta sẹ́yìn báyìí mo ti ń lọ sí etí òkun. Ó wá jọ wí pé gbogbo ǹkan tí mò ń ṣe ó wà dáadáa. Ìbẹ̀ yẹn ni ibi ìsinmi tèmi.

Ìgbà mí mo fẹ́ràn kí n wà ní òru, ìgbà mí mo fẹ́ràn kí n wà níbi òtútù. Ó jẹ́ wípé ìgbà mí tí òru bá wà ó máa ń pọ̀ jù rọ̀. Mo máa ń like, mo máa ń fẹ́ràn pé kí òoru wà kí ó máa pọ̀ jù. Mo máa fẹ́ràn kí òtútù wà kí ó máa pọ̀ jù. Tí òtútù bá lọ pọ̀ jù ó máa ń dá ńkan sí èèyàn lára. Iyen ò de dára, iyen ló ń pè ní pneumonia. Tí èèyàn máa máa mí, tí èèyàn ò le ní mí dáradára torí pé òtútù pọ̀. Ìgbà mí òoru máa ń pọ̀, a máa làágùn, wa máa wá wá kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Wa máa wẹ̀ ní ẹ̀ẹ̀mẹta, mẹ́rin lójúmọ́ torí pé òru wà. Ìgbà yẹn ni a máa mọ̀ pé kíni yí ó dáa. But tí ibìkan bá dàbí wípé ǹkan tó ń pè ní cool, tí kò sí òtútù pọ̀, kò sí òoru púpọ̀, ó máa n dàbíi wípé ìbẹ̀ yẹn gangan mo nífẹ̀ẹ́ jù.

Bẹ́ẹ̀ni, èmi ò ṣe ẹ́ ní ìríra, mo máa ń pín oúnjẹ mi. Kàn ṣe wípé mi ò ní ìfẹ́ lọ kí má fún ènìyàn ní oúnjẹ tèmi. Ṣùgbọ́n wà á kọ́kọ́ bèrè kí n tó mọ̀ boya mọ ma fún ẹ. Kàn ṣe pé wà á tọ́ ọ́ bọ̀ ká bí ka bá lọ mú láì sọ fún mi. Àti pé pínpín oúnjẹ ẹ̀mí náà ṣe wípé tí ẹnì bá tí ń ní ìlò kó máa fún wọn lóúnjẹ. Tí àwọn èèyàn tó bá ní dì oúnjẹ, mo máa ń fún àwọn èèyàn ìgbà mi. Mo máa ń ṣe ní oṣù mẹ́ta mẹ́ta. Mo máa lọ síta ibi kí ibi tí àwọn èèyàn tí ń tọrọ, èèyàn máa ń fún wọn ní oúnjẹ. Íbí tí àwọn èèyàn ò ní ilé gbé, èèyàn máa ń fún wọn lóúnjẹ. Ó jẹ́ nǹkan tí èmi máa ń ṣe torí pé ó wà lọ́kàn mi gan. Àwọn ọmọ mi àti bàbá mi máa ń ṣe, wọ́n máa ń fún àwọn èèyàn tó ní dì nǹkan, wọ́n nílò nǹkan wọ́n máa fún wọn. Ó ti jẹ́ nǹkan tí èmi máa ń ṣe.

Bẹ́ẹ̀ni, mo ní fẹ́ràn ní àwọn ètò tẹlifíṣàn. Mo máa ń wọ̀n dáadáa torí pé nǹkan tí mo fi dàgbà níyẹn. Ìgbà tí mo wà ní kékeré a máa ń wo Binta and Friends, a máa ń wo Super Story, This Is Life. Ǹkan tí mummy àti bàbá mi ti fi kọ́ èmi mọ́ra níyẹn. So ìgbà tí mo bá ní tẹlifíṣàn, mo máa ń wo oríṣìíríṣìí. Èyí ni mo máa ń wò jù ni Chicago PD, àwọn NCIS, mo máa ń wo Good Doctor. Oríṣìíríṣìí àwọn tò ní ipa tó jẹ́ wípé ó máa fún mi ní ìmọ̀ràn sí orí mi kí èmi náà máa mọ oríṣìíríṣìí ǹkan tó ń ṣẹlẹ̀. Torí pé tí bá wò Good Doctor, màá mọ oríṣìíríṣìí dókítà bo, oríṣìíríṣìí ọ̀rọ̀ tó máa ń sọ ní ibi dókítà, ibi hospital. Èyí ni mo máa ń wò. Èyí tó jẹ́ wípé Chicago PD ó dáwípé àwọn ọlọ́pàá yẹn máa ń mú àwọn èèyàn àwọn jagudu dàràn. Wọ́n máa ń mú wọn dáadáa. O máa ń dùn. Mo máa ń wo àwọn ètò tẹlifíṣàn dáadáa.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tó má n ṣe ètò ǹkan kí n tó ṣe ìyẹn gangan, kí n tó ṣe ǹkan yẹn gangan torí pé láti kékeré ni won ti mọ̀ mí bẹ́ẹ̀. Àwọn ìyá mi má a sọ pé torí pé wọ́n bí mi sí oṣù September pé àwọn èèyàn Virgo má a n ṣe àmọ̀ràn ǹkan kí wọ́n tó ṣe ǹkan torí pé wọ́n má n mọ̀ boya o má a ṣiṣẹ́ àbí kò ní ṣiṣẹ́. Àbí ki won má a ṣe gbogbo ǹkan tó yẹ kó ṣe kó tó mọ̀ pé ǹkan gidi yen tá fẹ́ ṣe kó lè yọrí sí dáadáa. Koi ṣe pé èmi náà kò wumi pé kí n má ṣe tò kí kí n tó bọ́ta kí n tó ṣe ǹkan ṣùgbọ́n ó ti mọ̀ mí lára láti kékeré o. A kí n má ṣe tò kí n má ṣe oríṣiríṣi ǹkan torí pé ó jẹ́ ǹkan tí emi ti rí láti kékeré tí mo ti ní ní ọkàn mi tí mo má a n ṣe láti kékeré. Má ṣe etò dáadáa torí tí èèyàn bá ṣe tò ó má a jẹ́ kí ǹkan tó bá fẹ́ ṣe dáadáa kó yọrí sí rere.

Mi ò kí ń wọ glass o torí pé mi kì í ní pé mi ò ríran dáadáa tàbí ojú mi ò ṣiṣẹ́ dáadáa. Ǹkan tó máa ṣẹlẹ̀ ni pé tí mo bá wọ glass, glasses sì dáàbò bo fún ojú òòrùn ni mo máa ń wọ, kí ó jẹ́ wí pé gbogbo ojú mi tó ò bá fẹ́ rí òòrùn torí pé tí òòrùn bá pọ̀ lójú mi, ó máa ṣe wí pé mi kì í ríran dáadáa. Ìyẹn glass yẹn máa ń dáàbò bo ojú mi pẹ̀lú nǹkan tó ń pè ní UV light tí òòrùn máa ń múwa láti òkè sí ojú èèyàn. Nígbà yẹn ni mo mọ̀ pé à, mo gbọdọ̀ máa wọ oríṣiríṣi glasses ìdáàbò bo pẹ̀lú òòrùn. Ṣùgbọ́n èyí tó ń pè ní medicated glasses fún àwọn tó ń ríran dáadáa, èmi ò ń wọ o. Ọ̀pọ̀ glass tí à ń wọ̀ fún ojú, mo máa ń wọ dáadáá dáadáa.

Bẹ́ẹ̀ni, mo mọ bó ṣe ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú torí pé ó ti ṣẹlẹ̀ sí mi rí. Ìgbà tí mo bẹ̀rẹ̀ sí máa kọ́kọ́ wa ọkọ̀, mi ò mọ bó ṣe ń ṣe dáadáa, mi mọ bó ṣe ń wa ọkọ̀ dáadáa. Ṣùgbọ́n mo máa ń fi ǹkan tó pé ni learner lẹ ẹ̀ mọ́ sí mọ́tò mi, ìgbà yẹn mo máa ń wa ọkọ̀ kẹ́lẹ́ kẹ́lẹ́ kẹ́lẹ́ kẹ́lẹ́ kín sa yọ sí ibi tí mò ń lọ. Ìgbà tí mo wá wa ọkọ̀ ní ijọ́ kan ni ọmọ kan wá sá, ó sá láti ilé sí ìta ní street kejì tí èmi ń gbé. Ní ìgbà yẹn ni mo mọ̀ pé, à, a gbọdọ̀ mọ bó ṣe ń dá ọkọ̀ dúró ní kọjúkọjú tí ǹkan bá ti fẹ́ ṣẹlẹ̀. Ìgbà yẹn ni mo ti mọ̀ pé, à, ó ní ǹkan tí èèyàn gbọdọ̀ máa ṣe dáadáa. Óun ní pé kí ẹ mọ bó ṣe ń mọ èyí wà ní brake, èyí wà ní acceleration, kí ẹ má tètè tẹ brake yẹn tí ǹkan bá ti fẹ́ ṣẹlẹ̀.

Mo máa ń lo fóònù mi fún ìgbà mẹ́rin mẹ́ta sí míì tíẹ̀ nílẹ̀ ká tí mo bá wà n lé. Tí ọ̀sẹ̀ bá ti parí pé mi ò ṣiṣẹ́ tí mo máa ń wà nílé, mo máa ń gbé fóònù mi dáadáa torí ìgbà yẹn ni mo mọ̀ pé ìsinmi wà torí pé mo máa ń lo oríṣiríṣi app tí mo máa ń lò ní ìgbà tí mi ò ṣiṣẹ́. Ìgbà tí mo máa ń ṣiṣẹ́ láti àárọ̀ sí ìdálẹ̀, a máa ní èyí tí a gbọdọ̀ gbé àti èyí tí a ò gbọdọ̀ gbé toríṣẹ́ iṣẹ́ la wà. Tí mo bá ti wà ní ibi iṣẹ́, mo lè gbé fóònù tí ọ̀gá mi bá pè mi tàbí mo ní nǹkan tí ọ̀gá mi sọ pé kí n yẹ̀ wò lórí fóònù. Tí a bá ti ń ṣiṣẹ́, a gbọdọ̀ máa ní gbogbo ojú wa lórí tábúlẹ̀tì tàbí kọ̀m̀pútà tí a fi ń ṣiṣẹ́. A gbọdọ̀ parí gbogbo nǹkan tí a yẹ kí á fi ṣiṣẹ́ ní ọjọ́ kọ̀ọ̀kan. You are appointed to have a task yourself a day. So, ǹkan tí ó ṣẹlẹ̀ ni pé mi fi bẹ́ẹ̀ máa tẹ fóònù tó tí mo bá ti wà ní ibi iṣẹ́. Tí mo bá ti dé ilé bẹ́ẹ̀ ni màá tẹ fóònù ní gbogbo ìgbà. Gbogbo ìgbà ni fóònù máa wà pẹ̀lú mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń gba àwọn íméelì tí ó wúlò. Ó jẹ́ ǹkan tí mi féràn jù nínú àwọn ímeélì. Tọ bá ti ṣe pé o ti fi ímeélì ẹ síbi kan, àwọn wẹ́ẹ̀búsáìtì kankan, ìgbà mí wọ́n á fi ẹ sí ǹkan tí wọ́n ń pè ní àwọn mákẹ́tí pílesì, wọ́n á máa sẹ́ẹ̀ndì oríṣìíríṣìí tí ó yẹ kan sẹ́ẹ̀ndì sì ẹ. Ni mo mọ̀ pé mo máa ń fílítà, mo máa ń yọ àwọn tó yẹ kí n yọ, àbí mo máa ń fi àwọn tó yẹ kí n fi lẹ̀. Tí bá ti rí àwọn pùrómọ́sàn ní mi, wọ́n ti kọ́kọ́ yọ kúrò. Pùrómọ́sàn máa ń jẹ́ wípé wà yẹ ìbí tó máa ń rán aṣọ àti ìbí tó máa ń rán bàtà, àti pé àwọn sóṣúá, dá bi pé èyí tó wà ní LinkedIn tàbí tó wà ní YouTube àti gbogbo ǹkan báyẹn. Àwọn mì wáwá wá jẹ́ wípé ímpọtánt wọ́n, àwọn tó pín àwọn ǹkan tó ṣe kókó ni ló wà fún. A á wo wa kókó mọ̀ pé èyí ó wà ímpọtánt ó ṣe kókó kó tó mọ̀ pé àwọn eléyìí ò wúlò. Ṣùgbọ́n mo máa ń gba méjèèjì àti èyí tó wúlò àti èyí tó wúlò.

Ní ibi tí mo ti wá nílẹ̀ Yorùbá, oríṣiríṣi ẹ̀fọ́ ló wà. Ẹ̀fọ́ rírò, ẹ̀fọ́ tètè, ẹ̀fọ́ eléegún, sí ẹ̀fọ́ gúre. Ṣùgbọ́n tí mo fẹ́ràn jù ni ẹ̀fọ́ rírò. Ẹ̀fọ́ rírò, ó jẹ́ pé èyí tí mo máa ń jẹ dáadáa nítorí pé ìyá mi mọ̀ pé èmi máa ń jẹ ẹ̀fọ́ rírò dáadáa. Ó máa kọ mí bí mo ṣe ń se ẹ̀fọ́ rírò. Bá ṣe máa sa ata, bá ṣe máa lọ ra ẹ̀fọ́, tí a bá fi ṣe ẹ̀fọ́ rírò, ẹ̀fọ́ tètè la máa fi ṣe, ọbẹ̀ ṣọkọ la máa fi ṣe ẹ̀fọ́ rírò. Ẹ̀fọ́ ṣọkọ yẹn a máa fi sínú omi ìgbóná, ó máa kọ́kọ́ rọ̀. Tí bá wá ti rọ, wa wá fi sínú ọbẹ̀ ata tó ti ṣẹ́lẹ̀, a pẹ̀lú pọ̀nmọ́, pẹ̀lú ẹja, pẹ̀lú ẹran, pẹ̀lú gbogbo ǹkan tó lè ṣákí, pẹ̀lú abọ́dé. Gbogbo oríṣiríṣi ẹran ni a máa fi ń jẹ ẹ̀fọ́ yìí. Ẹ̀fọ́ rírò ni mo fẹ́ràn jù ní gbogbo ẹ̀fọ́ ta ní.

Oríṣiríṣi ọ̀nà yìí ni mo máa ń fi ṣe àkópò fún ìrìn-àjò. Èmi jẹ́ ẹni tí mo máa lò ó bí ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ kan kí n tó fi gbogbo nǹkan tí mo fẹ́ lò ní ìrìn-àjò. Èmi ò ṣe ẹni tí mo máa ń ṣe gírígìrí tí ó bá di ọjọ́ kan abí ọjọ́ méjì sí ìrìn-àjò. Ní pé tó bá fẹ́ máa fẹ́ rìn ìrìn-àjò, e gbúdọ̀ sọ fún mi. Tó bá ti di ọ̀sẹ̀ méjì tàbí ọ̀sẹ̀ kẹta kí n tó kúrò ní ibi tí mo ń lọ. Kí n lè sọ fún àwọn ẹ̀eyan, kí n lè dágbére, kí n lè mọ̀ pé eléyi àti eléyìí ni mo nílò fún ìrìn-àjò yẹn, kí n dẹ̀ máa wá lẹ̀ kí ó tó di ọjọ́ yẹn. Èmi máa sọ fún pé mo nífẹ̀ẹ́ kí n máa ní àkókò púpọ̀ fún ìrìn-àjò tó bá ti di ọ̀sẹ̀ méjì àbí ọ̀sẹ̀ kẹta kó tó di ìrìn-àjò yẹn gan gan gan gan gan.

Oríṣiríṣi ọ̀nà wà ní baṣe ń bá oníbàárà wa sọ̀rọ̀, ṣùgbọ́n èyí tí mo kọ́kọ́ máa ń ṣe tí mo bá fẹ́ bá oníbàárà mi sọ̀rọ̀ dáadáa ni pé a máa ní nǹkan ti wón pé ni aṣọwọ́pọ̀, a máa ní nǹkan ti won pé ni relationship kí èmi àti oníbàárà mọ ara wa dáadáa, kí èmi náà mọ oníbàárà mi dáadáa kó jẹ́ wípé professional relationship la jọ mọ̀. A gbọdọ̀ máa gbọ́ ǹkan tí customer bá wa fẹ́, ǹkan tí oníbàárà wa bá ní nílò gangan la máa ń fún won, kó n ṣe pé a máa ṣe ǹkan tó bá wùwá torí pé customers are always right. Ǹkan tó wu oníbàárà wa gangan la máa máa ń fún. A máa ń lo oríṣiríṣi oníbàárà sáfìsì, customer service ló ń pé. A gbọdọ̀ ní standard gidi tó máa jẹ́ wípé oníbàárà wa nífẹ̀ẹ́ ǹkan tí à ń fún un. A tún ní oríṣiríṣi, ṣùgbọ́n gbogbo eléyii a máa n pè wọ́n náà nígbà mìíràn ká mọ bi wón ṣe ń ṣe, ṣe gbogbo ǹkan ń lọ dédé, ṣé wọ́n gbádùn gbogbo ǹkan ta fún wọn, ọjà ta fún wọn pé á tii rí wọ́n fún ọjọ́ kan báyìí, á tii rí wọ́n ní ọ̀sẹ̀ kan báyìí pé wọ́n ṣe sopé wọ́n máa wá. Oríṣiríṣi yẹn la máa ń ṣe fún àwọn oníbàárà mi.

Oríṣiríṣi ǹkan ló wà lórí tábìlì tí tèmi níbi iṣẹ́. Ìkọ́kọ́ tó bá ti dé ibi tábìlì èmi ti tèmi, wà á rí pé ní ọ̀tún wà á rí àwọn àwòrán ti tèmi àti àwòrán àwọn bàbá mi àti ìyá mi pẹ̀lú àwọn, àwọn àbúrò mi ló wà bẹ́ẹ̀. O máa rí pé oríṣiríṣi fáìlì, oríṣiríṣi pépà ló máa tún rí bẹ́ẹ̀ ní ọwọ́ òsì torí pé ó jẹ́ ibi tí wọ́n máa ń fi gbogbo iṣẹ́ tí mo ti ṣe àti iṣẹ́ tí mii tì parí pọ̀. Oríṣi ǹkan tó tún wà ni pé ẹ máa rí kọ̀m̀pútà, ẹ máa rí príntà, ẹ máa rí kíbọ̀ọ̀dù, ẹ̀yà atẹ́wọ́ fún kọ̀m̀pútà tèmi. Ẹ máa rí snacks, mo ìlè ṣe láé máa ní chocolate tàbí sweet kan lórí tébù kan, ẹ rí ṣinṣin. Èyí tó ti máa ní oríṣiríṣi fáìlì mo tun ní. Ẹ máa rí abọ́ kan tó dàbí pé ó ní gbogbo ǹkan bíi bírò, pẹ́nsù, iresà, oríṣiríṣi tí mo nílò fún ìṣe.

Kọ̀m̀pútà tí èmi ń lo ó jẹ́ èyí tó ń pè ní HP laptop. HP laptop mi yìí ó jẹ́ wí pé desktop ni. A11 generation Intel Core TM i7 ni mi ń lo. Ó dẹ̀ ní bí RAM 16 gigabyte. Ó dẹ̀ ní bí system, ó ní 64 bit operating system. Ó má ní, ó ní touch pen, ó ní kí n máa fọwọ́ náà tẹ̀. Ó máa ń yọ bí iPad, ó dẹ̀ máa ń yọ bí kọ̀m̀pútà. Oríṣiríṣi ni kọ̀m̀pútà mi máa ń ṣe. Ó máa ń ṣe pé ó ní gbogbo storage bó máa gba ohun kan, àmó túnì a dáàbò fún kọ̀m̀pútà mi náà kí àwọn tó máa hák, àwọn tó máa jìnkan lórí laptop ẹnìyàn àbí kọ̀m̀pútà ẹ̀yínà mo ti ṣe.

Tí bá ti fẹ́ ra epo fún ọkọ̀ mi, mo máa ń rà á ní ìrọ̀lẹ́ tí bá ti ń bọ̀ láti ibi iṣẹ́ torí pé mí lè rà a láàárọ̀ torí mò ń lọ ibi iṣẹ́, mo dẹ́ gbudo dé ibi iṣẹ́ kí agogo tí ó yẹ kí ń dé ibi iṣẹ́ bá lù. Tó bá ti di bí ìrọ̀lẹ́ bí ọjọ́ bí àbí wákàtí mẹ́fà sí méje, mo máa mọ̀ pé ó yá, ó ti tó láti ra pẹtiró. Ọjọ́ méjì méjì sí mẹ́ta mẹ́ta ni mo máa ra pẹtiró, màá ra fúẹ́ẹ́lì, màá ra epo fún ọkọ̀ mi. Kò jẹ́ pé mo máa ń wàra lójoojúmọ́ tí fúkẹ̀rẹ́ fakẹ̀rẹ́ ọkọ̀ náà bá pọ̀ ìgbà mí, ó máa jẹ́ wípé ó máa di ọjọ́ kan tàbí ọjọ́ méjì kí ń rẹ epo. Mi ò ní tan AC, torí tí bá tan AC, ó máa tú jẹ epo síi. Ṣùgbọ́n ọjọ́ méjì sí mẹ́ta ni mo máa ń ra epo tí bá ti ń lọ ibi iṣẹ́, tí bá ti ń padà bọ̀.

Mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nǹkan tó ń pè ní masters ní èdè Gẹ̀ẹ́sì pé mo ṣé fẹ́ máa lọ sí ilé ìwé padà kòtíì jù ọ̀sẹ̀ méjì lọ tí mo bẹ̀rẹ̀ sí máa ṣe masters mi nínú Human Resource Relations èyí tó jẹ́ wípé mo padà lọ sí school ibi tí mo ti ṣe tán ní ọdún kẹrin kọjá. Ìyẹn jẹ́ wípé gbogbo ẹ, mo padà lọ sí ìwé ní oṣù mẹ́rin sẹ́yìn. Èyí tí mò ń ka ni Human Resource, ó jẹ́ wípé èyí tí mo ti fẹ́ kà láti ìgbà tí mo ti wà ní school torí pé nígbà tí mò ń ṣe BSc, ìgbà tí mò ń ṣe ti university four years, mo ka psychology. Ó wa jẹ́ wípé mo fẹ́ ní ìfẹ́ industrial psychology ni mo ṣe padà lọ sí school ibi tí mo ti ṣe tán ní ọdún kẹrin kọjá. Mo wá bẹ̀rẹ̀ sí máa ka Human Resource èyí tó ń jẹ́ industrial psychology.

Oríṣìíríṣìí ìmọ̀ tuntun mo ti sọ pé mo fẹ́ kọ́ ní ọdún tuntun tí a ṣẹ̀ṣẹ̀ wọ̀ yìí, torí pé emi ti ní ná pọ̀ tí ó bá ti di ọdún kan kan ní ṣòṣò, ní ṣòṣò mo máa ma ka oríṣìíríṣìí nǹkan tí màá fi máa dá dára ní iṣẹ́. Ẹ̀yíkọ́ jẹ́ wípé èyí tó ń pè ní basic coding, mo ti sọ pé màá kọ yẹn. Àti data analysis mo ti sọ pé màá kọ yẹn. Àti digital literacy, oríṣìíríṣìí languages, project management náà wà ní nǹkan tí mo fẹ́ kọ́. Àti pé kí èmi náà máa kàwé dáadáa, wọ́n pè é ní speed reading, mo fẹ́ mọ̀ bó ṣe ń ṣe. Communication, ó ní ipin, ó ní agbára tí èèyàn bá ní mọ̀ bó ṣe ń bá àwọn òṣìṣẹ́ sọ̀rọ̀ àti àwọn tá ń bá ṣiṣẹ́ sọ̀rọ̀. Oríṣìíríṣìí náà tún pẹ́ pé creative thinking, mo fẹ́ mọ̀ bó ṣe máa ń sọ̀rọ̀ bí ó yẹ kí n máa sọ̀rọ̀ ní ibi tí mo ti ń ṣiṣẹ́ àti ìta kí n máa ní ìgboyà, kí n dúró lórí ẹsẹ̀ mi kí n máa sọ̀rọ̀ bí ó yẹ kí n máa sọ̀rọ̀ torí pé mo mọ nǹkan tí mo ń sọ, mo mọ̀ ọ́ wé. Atún ní oríṣìíríṣìí, a ń pè é ní problem solving. Problem solving jẹ́ pé mo lè dúró níbi kan kí n lè mọ̀ nǹkan tó yẹ kí n ṣe, kí n lè ní nǹkan tó ń pè ní solution sí nǹkan tó ń ṣẹlẹ̀ tó le. Oríṣìíríṣìí ló pọ̀ àwọn èyí, èyí jẹ́ kékeré tí mo fẹ́ mọ̀.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ṣe ń wẹ odò. Ó jẹ́ ǹkan tó ń pè ní survival skill tí èèyàn gbọ́dọ̀ mọ̀, tí èèyàn gbọ́dọ̀ ṣe. Tí èèyàn bá ní gbogbo àwọn survival skills yìí, bí wíwẹ̀ odò, kí èèyàn máa mọ̀ bó ṣe ń yin ìbọn ọdẹ, tí èèyàn bá ti ń pa oúnjẹ oríṣiri tí èèyàn gbọ́dọ̀ jẹ, tí èèyàn gbọ́dọ̀ mọ ewé tí ẹ kó jẹ nígbó. Torí pé gbogbo ǹkan báyìí ló jẹ́ survival skill àti pé wíwẹ̀ náà pé àgbàlagbà ni mí pé mo fẹ́ wẹ̀, mo mọ̀ bó ṣe ń wẹ̀ fún ara mi, mo mọ̀ bó ṣe ń gbọ́ ara mi pé màá lo ǹkan kan, màá lọ ṣe fi wẹ̀. Kanipe ni wíwẹ̀ ti odò bẹ́ẹ̀ ni. Mo mọ̀ bó ṣe ń wẹ̀ odò torí pé ó jẹ́ ǹkan nínú survival skill tí èèyàn gbọ́dọ̀ mọ̀.

Dídáhun fóònù jẹ́ nǹkan tí kò gbà ní ibi iṣẹ́ wa. Kò n ṣe pé agbódò máa dáhun fóònù ní gbogbo ìgbà torí pé ó jẹ́ nǹkan tí wón sọ fún wa pé ká máa ma ṣe. Ṣùgbọ́n tí ìdí bá wà pé ko dáhun fóònù pé nǹkan kan ti ṣẹlẹ̀ àbí pé o ní láti wà níbi kan pé wọn ní ìlò rẹ, ìlò rẹ̀ níbi kan, o gbúdọ̀ dáhun fóònù. Wọ́n ti sọ fún wa pé kò ṣe pé a ní dáhun fóònù, fóònù máa wà lẹ́gbẹ́ wa ṣùgbọ́n tó bá ti ṣiṣẹ́, ó máa jẹ́ kí a máa ma ṣiṣẹ́ dáadáa. Ṣùgbọ́n o gbúdọ̀ ní strict maintenance of phone usage. Tó bá ti ní strict maintenance of phone usage, ó máa jẹ́ kí ó wà ní nǹkan tó yẹ kó wà níbi iṣẹ́ kí gbogbo ara e lé péye kó mọ̀ pé òun ṣiṣẹ́. Ṣùgbọ́n tí emergency bá wà pé o gbúdọ̀ wà níbi kan, o lè gbé call ẹ̀, ko dẹ̀ bá HR sọ̀rọ̀ ko kúrò ní ibi iṣẹ́.

Tó bá ti fẹ́ ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn, àwọn tó ń bá ṣiṣẹ́, àti ìbẹ̀rẹ̀ ló máa ti ní gbogbo yẹn. Tó bá ti wọlé bí i pé ìwọ lókeke ó, lokọ́kọ́ wọlé pé òn bá àwọn èèyàn ṣiṣẹ́, pé o kọ́kọ́, o kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn gan gan lọ́jọ́ kan tó ti bẹ̀rẹ̀ yẹn. Láti ijọ́ yẹn lọ ti máa máa build relationship, wa máa ní gbogbo nkan tó yẹ kó ní pẹ̀lú àwọn tó wà ní ibi iṣẹ́, ibi àwọn ibi tó bá ní bẹ́ẹ̀. O gbudọ̀ ní àsìkò wá dúró, wàá ní gbogbo ìsinmi tó máa fi mọ̀ wọ́n dáadáa. You take your time to know these people. Wàá mọ̀ wọ́n dáadáa, wàá máa kí wọn, màá bọ̀ wọ́ fún wọn torí pé o bá wọn n bẹ̀. Wàá ṣe bíi pé o mọ ǹkan kan, kí wọ́n lè kọ́ ẹ. Kòi ṣe wipé ò mọ̀, o mọ̀ ọ́, but ṣùgbọ́n wàá bọ̀ wọ́ fún wọn. O ò ní máa sọ̀rọ̀ jù náà. A, má máa sọ̀rọ̀ rárárárárárá. Tó bá ti ń sọ̀rọ̀ jù, ó máa dà wípé o mọ̀ ńkan ju ǹkan wọn lọ, ṣó ti yẹ e. Ó, tó bá ti ri eni tí ń bá wọn ṣiṣẹ́, má wà positive. Má ṣẹ́ fún wọn pé gbogbo ǹkan tó ń ṣe, ó dára, wọ́n ni ipa, wọ́n ni gbogbo ẹ̀. Kòi ṣe pé wàá sọ fún wọn pé èyí tó ń ṣe yii ò dà àti èyí tó ń ṣe yii ò dà. Ǹkan díẹ̀ tí mo sọ ni pé gbogbo èléyi ni mo máa ń ṣe fún àwọn, àwọn òṣìṣẹ́ tí mo ń bá ṣiṣẹ́. Àwọn ọ̀pọ̀lọpọ̀ mii wà o, ṣùgbọ́n díẹ̀ nínú wọn ni eléyi.

Oríṣiríṣi ìṣòro ló wà, oríṣiríṣi li èèyàn máa ń pàdé. Tí ó bá jẹ́ ìṣòro iṣẹ́, àkọ́kọ́ lẹ máa kọ́kọ́ mọ̀ pé kí ló ṣẹlẹ̀, kí ni ìdí tí ẹ lè fi ṣẹlẹ̀. Wà á kọ́kọ́ wọ ibi tí ìṣòro yẹn ti wá, wà á wá wádì ìṣòro yẹn dáadáa. Tó bá ti wádì ìṣòro yẹn, wà á, wà á, ó máa kọ́kọ́ yẹ pé kí ni ìṣòro yìí ti dì nínú iṣẹ́ yìí, ìṣòro yìí kí ni oríṣiríṣi tó ti affect, tó ti ní ipa nínú ẹ̀. Ṣé dídá ni àbí fi búburú? Tó bá ti di kẹta, wà á kọ́kọ́ wá, wà á kọ́kọ́ lọ wá bí ìṣòro yẹn ṣe máa ní ìpín, kí gbogbo ìṣòro yẹn lè tán. Wà á wá wà dáadáa, problem solving náà pè wà á wá. Tó bá ti di ẹ̀kẹrin, wà á wá wá gbogbo solution yẹn, wà á to gbogbo ẹ̀ lẹ̀, wà á rí èyí tó pín yẹn tó ò gbọdọ̀ lò àti èyí tí ò gbọdọ̀ lò ní nǹkan kí nǹkan tí ìṣòro yẹn á fi tán. Tó bá di ẹ̀kẹfà, wà á mú gbogbo ẹ̀ solution yẹn, wà á fi sí ìṣòro yẹn tí ìṣòro yẹn á fi tán.

Oríṣiríṣi ọ̀nà ni èèyàn fi ń gbowó àwọn ènìyàn, èyí kan jẹ́ Báǹk, èyí kan jẹ́ Western Union, èyí kan jẹ́ Paypal. Oríṣiríṣi ọ̀nà ló wà ní sìn yí, oríṣiríṣi ọ̀nà ni àwọn èèyàn dẹ́ ń lò. A lè wà ní ìlú mi kí ìlú tó jìnnà gan, a lè gbowó láti ibẹ̀ yẹn dé ibí. Oríṣiríṣi là dẹ máa ń lò fún àwọn oníbàárà wa torí ó jẹ́ wípé ǹkan kí ǹkan ti won bá fẹ́ là wá máa ń ṣe. Kaṣáti gbowó káwọn nà tí gbọ́ja kí gbogbo ẹ̀ lọ dédé, kí kò má ṣi iṣòro kankan kankan níbi tí a ti ń rajà tí a ti ń tajà ní bí a ṣe fẹ́ nìyẹn. Oríṣiríṣi gbogbo platform là máa ń lò; tó bá jẹ́ Paypal, Western Union, Zelle gbogbo ẹ̀ là máa fi ń gbowó àwọn oníbàárà wa.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kíń máa wo àwọn ìràwọ̀ torí pé ó dára púpọ̀. Gbogbo ǹkan tí Olúwa ti ṣe ní ilẹ̀ yìí ó dára. Wọ́n ti ṣe èmi, wọ́n ti ṣe ìràwọ̀, wọ́n ti ṣe gbogbo ǹkan kíǹkan, ohun gbogbo ẹ̀ni Olúwa ṣe ní dára ní ìmọ́tótó. Gbogbo ẹni mọ n máa ń wò, tí bá ti wa nitá, tí bá ti dúró, ó máa dàbí pé kíń máa ka gbogbo ìràwọ̀ tó wa nita àmọ́ a lè ka tán. Wọ́n ti nípé over three thousand billions of galaxy ló wà, gbogbo ẹ pọ̀, ó gunrege, ó wà dáadáa. Olúwa ti ṣe gbogbo ǹkan ní dídá dídá. Mo wá, mo fẹ́ràn kín jókòó, kín tẹ́ni, tí bá ti tẹ́ni, màá ma wòkè, màá ma wò oríṣìíríṣìí ìgbà. Mi a máa fi ya àwòrán gan ní òkè pé kíní yìí ó jọ ẹyẹ, kíní yìí dẹ jọ ẹṣin.

Ọjọ́ Eti ni mo fẹ́ràn jù nínú gbogbo ọ̀sẹ̀, torípé ó jẹ́ ọ̀sẹ̀ tó parí pé a ní ibi iṣẹ́ mo. Ọjọ́ tí ọ̀sẹ̀ bá parí ní ọjọ́ Aba mẹ́ta, ṣùgbọ́n mo nífẹ́ Eti, èyí tó ń pè ní ọjọ́ jimoh torípé gbogbo iṣẹ́ ti tán. A dẹ̀ má ń tètè parí gbogbo ǹkan ta nṣe ní ibi iṣẹ́, a dẹ̀ má ń tètè lọlé. A má nsinmi dada pé a ń lọ sí ọjọ́ kejì, ọjọ́ Aba mẹ́ta yẹn. Ọjọ́ Aba mẹ́ta yẹn jẹ́ wípé a má rí àwọn èyàn, a má bá àwọn èyàn sọ̀rọ̀, a lè lọ ibi iṣẹ́ rárá rárá. Ká nip ẹ fẹ́ lọ sí ìdárayá, a lọ má wo ran, ká lọ wo fíìmù oríṣiríṣi ta bá fẹ́ lọ ṣe, ká lọ sí etí òkun náà, ke kiye tó bá fẹ́ ṣe. O jẹ́ wípé ọjọ́ Eti ni mo fẹ́ràn jù torípé ọjọ́ Aba mẹ́ta ní ọjọ́ kejì pé a lè lọ ibi iṣẹ́.

Ọjọ́ mẹ́rìnlá ló fún wa ní ọdún kan ni ibiṣẹ́ ta má fi má ṣe ìsinmi. Wọ́n ti sọ fún wa pé ta bá ti fẹ́ wo ibiṣẹ́ wa, wà níbi tí ǹkan ta ń fọ owó bó ká tó wo ibiṣẹ́. Pé ọjọ́ mẹ́rin mẹ́rin wọ́n má fún wa pé ká lọ ká fi lò ṣe ọdún ní ìsinmi. Ṣùgbọ́n ó má jẹ́ wípé tí eyan bá lọ yẹra kí ara èyàn kó má lọ ṣe bakán bakán, wọ́n má fún wa nípé sick leave ká lọ dúró sílẹ̀ tàbí ká má wá ibiṣẹ́. Ìgbà míì oríṣiríṣi ǹkan má ṣẹlẹ̀ pé ko a ká nípé kò ṣẹlẹ̀ wọ́n má fún wa. Ṣùgbọ́n èyí tó má fún wa gan gan gan gan ni ọjọ́ mẹ́rìnlá, èyí tó jẹ́ ọ̀sẹ̀ méjì ká fi ní ìsinmi nibise.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu coffee níbi iṣẹ́. Ó jẹ́ lara ǹkan tí mo máa ń mu dáadáa torí pé ó máa ń jẹ́ kí gbogbo ara mi dárí gbé. Kì í mo nǹkan tí mo ṣe, gbogbo ọkàn mi á wá jígbẹ̀yìn. Tí ó bá ti jígbìn yen, ó máa jẹ́ wípé a ti fẹ́ ṣiṣẹ́. Tí a bá ti ń ṣiṣẹ́, orí wa máa pé dáadáa. Gbogbo ǹkan tó yẹ ká ṣe la máa ń ṣe torí pé a ti mú coffee. Mo máa ń mu coffee níbi iṣẹ́, ṣùgbọ́n ó máa ń jẹ́ kí inú mi gba mi ǹkan dàrú. Ọ̀, tí a bá ti ṣe gbogbo ẹ̀yẹn, tí a bá ti lọ sí ilé ìgbọ̀nsẹ̀, tí a bá ti padà, gbogbo ara wa ti ṣe active. A ti wà ní ibi tí ẹ kó wa tábá bá fi ṣiṣẹ́ dáadáa. Bẹ́ẹ̀ ni mo máa ń mu coffee. Èyí tí mo dẹ̀ fẹ́ràn jù ni Nescafe Ultimate Gold. Ìyẹn gangan ni èyí tí mo fẹ́ràn jù.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn oúnjẹ tó láta torí pé èmi gangan l'ọmọ Yorùbá. GBogbo nkan tí mo bá jẹ gbọdọ̀ láta. Tí ò bá láta bá o máa dàbí pé kí n máa bì ni. Tí ì bá ti ní nǹkan tó yẹ kí ó máa ta mi bá yí kí omi máa yọ lójú mi kí gbogbo ojú mi máa pọn torí pé mò ń já'ta. Iyẹn gangan ni mo fẹ́. Ìgbà ta ti wá ń kékeré la tí mọ̀ pé nǹkan Yorùbá a máa ń já'ta. A bá fẹ́ jẹ ẹyin, a gbudọ̀ já ata. Bá fẹ́ ṣe gbogbo nǹkan, a gbọdọ̀ já ata. Tí jọ̀lọ́fùú wa o bá láta pé ó dùn fẹ́ẹ́rẹ́fẹ́, a àní jẹ. Ó jẹ́ nǹkan tí èmi máa ń jẹ pẹ̀lú nǹkan. Tí n ba fẹ́ jẹ́ ègúsí, ó gbudọ̀ láta dáadáa kó máa ta swẹ́ṣuẹ́ ṣí gbogbo wa lẹ́nu.